Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Ohun tí mo fẹ́ràn lórí pizza ni àwọn ohun ẹran adìẹ àbí ẹran màálù àti àwọn èlò tí wọ́n máa ń fi sè bí alubọ́sá, bí oyin àti cheese tí ó máa ń jẹ́ kí ó rọ̀ dáadáa. Ẹ ṣé wàá rí pizza ní jíjẹ. Àwọn òyìnbó ni wọ́n sábà ní oúnjẹ yìí. Àwọn aláwọ̀ dúdú àkọ́kọ́ ṣe wọn ni. Àwọn òyìnbó ni wọ́n ní pizza ní jíjẹ jù. Ẹ̀ pizza dẹ̀ ni mo sì fẹ́ràn rẹ̀ gaan. Èmi pàápàá jùlọ mo fẹ́ràn pizza ní jíjẹ torí pé tí mo bá ń jẹ ẹ́, mo máa ń gbádùn rẹ̀ gan. Ó máa ń dùn mọ́ mi. Pàápàá jùlọ tí wọ́n bá fi oyin sí i. Ọjọ́ kan tí mo jẹ pizza, ẹni kan ló gbé wá níbi tí mo ti ń ṣiṣẹ́. Èmi ò jẹ́ rí o. Àkọ́kọ́ ọjọ́ tí mo máa jẹ ẹ́. À, ó dùn mọ́ mi gan-an, ó dùn mọ́ mi gan-an. Oyin wà ń bẹ, ẹran wà ń bẹ àt'awon èlò mìíràn tí mi ò ti e lè ṣàlàyé. Oríṣiríṣi nkan ló wà ní pizza. Oríṣiríṣi kan ló wà ń bẹ. Pizza dẹ̀ ni ìbí tí a ti le rí àwọn pizza gidi nílẹ̀ ní Nàìjíríà wa, ni bi bayi ìbí tí a ti le rí pizza gidi. Ohun ni tí a bá lọ sí supermarket àbí ti ibi, ibi tí, tí wọ́n ti ń ta fast food àbí tí wọ́n ti ń ṣe, ṣe cake, a lè rí pizza ń bẹ, a lè rí i, a lè rí i. Àwọn ọmọdé náà sì tún, àwọn ọmọdé náà bẹ, àwọn ọmọdé náà dè tó fẹ́ràn pizza náà. Àwọn ọmọdé náà ń fẹ́ràn pizza náà. Agbalagba náà ń jẹ ẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ pizza jùlọ, òun ni àwọn ọmọdé tí mo dẹ̀ ṣi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Àwọn òyìnbó ni wọ́n ní pizza. Ẹ̀dẹ̀ mọ̀ àwọn òyìnbó oúnjẹ tí wọ́n sábà ń jẹ, àwọn óunjẹ wọ́n dà, ó dà bí àwọn aláwọ̀ dúdú tí a máa ń jẹ àwọn swallow food tí wọ́n ń pè ní òkèlè. So àwọn òyìnbó, kódà wọ́n tun máa ń fi ṣe breakfast, wọ́n máa ń fi ṣe breakfast náà. So pizza ó da, ó da, ó da náà, ó da náà. Ṣùgbọ́n àwa, àwa aláwọ̀ dúdú bí Áfríkà, a ò ká gẹ́gẹ́ bí oúnjẹ táwọn òyìnbó ṣe ká bí i oúnjẹ. Kódà gan-an ní Nàìjíríà wa yìí, tí ọmọ bá ní òun fẹ́ jẹ pizza, àwọn òbí rẹ̀ wọ́n á kàn wò ní ojú kan pé, à, àbí kí ló ń ṣe lé? O fẹ́ jẹ pizza? O ò sọ pé o fẹ́ jẹ amala, o ò sọ pé o fẹ́ jẹ rice, o ò sọ pé o fẹ́ jẹ ẹ̀bà. O fẹ́ jẹ pizza. À, ọkàn wọn máa wò lójú kan tí ó dá a ní wipe à. O ò jẹ pizza o. Òkèlè ló máa jẹ. Àbí ko ló wa nkàn mí jẹ. So toríbẹ́ẹ̀ àwọn òyìnbó, àwọn ni wọ́n máa ń jẹ pizza, àwọn ni wọ́n máa ń rí gẹ́gẹ́ bí i oúnjẹ kan. Àwọn Nàìjíríà nibi ba i awá aláwọ̀ dúdú, a rí bí i oúnjẹ ibi ìpápá ni. Ìpápátè, ìpápátè là a máa rí i. A máa ń rí i, a ń rí i gẹ́gẹ́ bí i oúnjẹ. Ó da ṣá, ó da kí eyan maa, ó da pizza dà gẹ́gẹ́ bí i tí mo ṣe sọ. Oríṣiríṣi èlò ló wà ń bẹ. Àt'awon èlò mìíràn, àwọn èlò, èlò, èlò bẹ́ẹ̀ dẹ̀ ni. Ẹ̀ tí ń kí n ṣàlàyé dè tí wọ́n fi àwọn nǹkan tí wọ́n fi ṣe pizza. Flour, flour ni wọ́n fi ṣe pizza. Flour ni. Tí wọ́n bá wá ṣe tán, ẹ̀, mí ò fi bẹ́ẹ̀ mọ̀ ni pa rẹ̀ náà, ṣùgbọ́n flour ni wọ́n fi ṣe. Tí wọ́n bá ṣe tán, wá, àwọn tí wọ́n ṣe, won mọ̀ tí wọ́n ṣe ń ṣe. Kódà gan-an àwọn nkan, àwọn ilé-iṣẹ́ kan wà tó ṣe pé wọ́n ń gba àwọn nkan lọ́tọ̀ ni kí wọ́n máa ṣe pizza fún wọn. Wọn ń gba wọn lọ́tọ̀ ni.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Àkọ́kọ́ ná, bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, èmi gẹ́gẹ́ bí ọ̀gá máa fi àpẹẹrẹ rere máa fi sílẹ̀ fún wọn, tí ó bá le, tí, tí ó bá lè jẹ́ àpẹẹrẹ rere f'áwọn náà láti máa tẹ̀lé. Àti pé tí èèyàn bá fẹ́ gbó, tí èèyàn bá fẹ́ darí àwọn òṣìṣẹ́, èèyàn á kọ́ wọn ní àwọn nǹkan tí wọ́n máa ṣe. Ìyá, ìyá kọ́ wọn ní àwọn nǹkan tí wọ́n máa ṣe. Èèyàn á dẹ̀ tún máa gbé àwọn oríyìn fún àwọn tí wọ́n ṣiṣẹ́. Èèyàn á wọ́n, èèyàn á ṣe wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìyá ṣe wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Èèyàn ò ní máa pariwo mọ́ wọn. Èèyàn á dẹ̀ máa san owó wọn, òṣìṣẹ́ wọn déédéé. Èèyàn máa sanwó òṣìṣẹ́ wọn. Èèyàn máa san owó wọn ní, ní kẹ́lẹ́ tí wọ́n bá ti ṣiṣẹ́ tán. Èèyàn á máa san owó wọn. Èèyàn á máa san owó, èèyàn á máa san owó wọn. Èèyàn á sì fún wọn ní ẹ̀tọ́ wọn. Èèyàn á fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Òṣìṣẹ́ tí ó, tí ó dẹ̀ bá, tó bá ṣe àṣìṣe, èèyàn á, èèyàn á pèé jókòó. Èèyàn á ba sọ̀rọ̀ pé okay. "Ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí." Torí pé kò ń ṣe gbogbo nǹkan náà ni èèyàn máa ń pariwo mọ́yàn. Tí èèyàn bá ní pé ariwo òun ni èèyàn máa máa pa mọ́ àwọn òṣìṣẹ́ èèyàn. Kò ní pẹ́ tí àwọn òṣìṣẹ́ èèyàn t'ọ́n máa fi lọ, t'ọ́n máa fi lọ. So torí bẹ́ẹ̀ èèyàn ó gbúdọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀l'áwọn òṣìṣẹ́ èèyàn. Àti pé òṣìṣẹ́, èèyàn ó gbúdọ̀ máa mójú tó àwọn òṣìṣẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ dáadáa. Báwo ni wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn? Kí, kí àwọn náà k'ọ́n ba lè mọbí táwọn náà kù sí. Bẹ́ẹ̀ dẹ̀ ni kí èèyàn máa fún àwọn òṣìṣẹ́, kí èèyàn máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Kí èèyàn máa tọ́, kí èèyàn máa fún àwọn òṣìṣẹ́ lẹ́tọ̀ wọn. Nǹkan tí ò dáa ni, kódà gan-an nínú ẹ̀sìn Islam. Ọlọ́run ò fara mọ́-ọn. Òṣìṣẹ́ tó bá ti ṣiṣẹ́ ẹ̀, kí èèyàn fun lẹ́tọ̀ọ́ rẹ̀. Kí èèyàn fun lẹ́tọ̀ọ́ rẹ̀ ni. Torí pé tó bá d'ọjọ́ ìgbéǹde àlìkìámọ̀, Ọlọ́run áá bi wá, Ọlọ́run áá bi wá, Ọlọ́run áá bi wá. So tí èèyàn dẹ̀ bá ṣe dáadáa fún òṣìṣẹ́, orí òṣìṣẹ́ gan-an, orí ẹ̀ á tún máa yá, orí ẹ̀ á tún máa yá láti ṣiṣẹ́ dáadáa, láti ṣiṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ dẹ̀ ni t'óṣìṣẹ́ bá ṣe ìdàkejì kí èèyàn tún pèé jókòó pé okay "Ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí." Bẹ́ẹ̀ so bẹ́ẹ̀. Ó dáa kí èèyàn máa, kí èèyàn máa, kí èèyàn máa tọ́jú àwọn òṣìṣẹ́ kéèyàn máa ṣe dáadáa fún un. Àǹfààní tó dẹ̀ bá wọlé, tó bá wọlé, kí, kéèyàn máa fún àwọn òṣìṣẹ́, kéèyàn, kéèyàn wá jẹ́ kí àǹfààní yẹn kó máa tẹ̀ wọ́n lọ́wọ́. Àwọn tó ń ṣiṣẹ́ ń sàkàánì èèyàn náà kí èèyàn máa jẹ́ kí àǹfààní yẹn náà kó máa tó àwọn náà lọ́wọ́, kó máa tó àwọn náà lọ́wọ́. Kí èèyàn dẹ̀ máa ṣe dé, kí èèyàn máa ṣe dáadáa fún àwọn òṣìṣẹ́. Ó dàgan, ó dàgan, ó dàgan kí èèyàn máa ṣiṣẹ́ fún àwọn òṣìṣẹ́.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìna rẹ? Ẹn, tí mo ṣe máa ń ṣe lẹ́lẹ̀ yi, àkọ́kọ́ náà tí mo bá fẹ́ gbàgbé àwọn ọ̀rọ̀ àṣìna mi, màá rí pé àwọn ọ̀rọ̀ àṣìna mi ó jẹ́ ohun tó ṣe pé máa ma tètè rántí, kò ní jẹ́ ohun tó ṣe yí pé ó máa jẹ́ líle fún mi láti rántí. Màá sì rí pé mo sì ṣe password save nígbà tí mo bá ṣe àwọn ọ̀rọ̀ àṣìna mi, màá rí pé mo rántí, màá rí pé àwọn ọ̀rọ̀ àṣìna mi kò jẹ́ àwọn, ẹ́, ọ̀rọ̀ àṣìna tó le láti, láti rántí. Màá rí pé àwọn ọ̀rọ̀ tó ṣe pé mo máa jẹ́ kí, ó máa jẹ́ kí n tètè rántí ni. Bẹ́ẹ̀dẹ́ ni, tí bá ti rí, tó bá dẹ̀ jẹ́ àwọn èyí tó le ni, màá rí pé mo kọ́ kalẹ̀. Màá rí pé mo kọ́ kalẹ̀ tó ṣe pé tí n bá gbàgbé, màá lọ síbi tí mo kọ́, kọ́ sí, màá déè, màá dé kọ́ sí orú, orí íńtánẹ́ẹ̀tì bóyá mo fẹ́ wọ Facebook ni, àbí mo fẹ́ wọ Twitter ni, àbí mo fẹ́ ṣe àwọn nǹkan mìí na mo ti wá gbàgbé àwọn ọ̀rọ̀ àṣìna yìí, màá tètè lọ síbi ibẹ̀. So, màá, màá lọ sí ibi tí mo kọ́ sí, màá lọ, màá lọ, màá, màá lọ síbẹ̀, màá tún lọ, màá tún lọ tún kọ sí orí Facebook padà. Bẹ́ẹ̀dẹ́ ni. Ó máa ń, ó máa ń dùn yàn gan tí eeyàn bá gbàgbé àwọn ọ̀rọ̀ àṣìna yìí. Ó máa ń jẹ́ ohun tó ká yàn lára gan. Torí pé àwọn nǹkan mìí wa tó ṣe pé eeyàn máa fẹ́ ṣe lórí, lápẹ́ juwe ní sìn, bóyá mo fẹ́ wọ orí Facebook padà, mo wá gbàgbé ọ̀rọ̀ àṣìna yìí tí mo, tí mo bá gbàgbé àbí tí miò kọ kalẹ̀, ó máa jẹ́ ohun, ó máa jẹ́ ohun tó ká mi lára gan. Tó bá jẹ́ pé mio kò kalẹ̀, torí pé màá lù sí gbogbo àwọn friends, àwọn contact tó wà lórí Facebook yẹn. But tí eeyàn bá kọ kalẹ̀, àbí, ẹ́, ó jẹ́ ohun, ó jẹ́ ọ̀rọ̀ àṣìna tó ṣe pé ó rọrùn láti lè rántí. Ẹ̀hen. Torí bẹ́ẹ̀ náà tí eeyàn máa fẹ́ s-- kọ àwọn ọ̀rọ̀ àṣìna, eeyàn gbudọ̀ mọ iru ọ̀rọ̀ àṣìna tí eeyàn máa kọ kalẹ̀, kó má jẹ́ èyí tí eeyàn máa tètè gbàgbé. Tó bá dẹ̀ jẹ́ èyí tí eeyàn máa tètè gbàgbé ni, kí eeyàn kọ kalẹ̀, kí eeyàn kọ kalẹ̀, kí eeyàn kọ kalẹ̀. Bẹ́ẹ̀ ni, ó máa ń dùn yàn gan. Ó máa ń dùn yàn gan. Ó máa ń dùn yàn gan. Ó máa ń dùn yàn gan. Bẹ́ẹ̀ ni, ó da, ó da kí eeyàn máa mọ iru àwọn ọ̀rọ̀, ọ̀rọ̀ àṣìna tí eeyàn máa sí orí.

Ṣé o ní káàdì ìṣiṣẹ́? Ẹ́, nígbà kan rí mo ní káàdì ìṣiṣẹ́. Nígbà tí mò ń ṣiṣẹ́ ní, tí mò ń ṣiṣẹ́ ní pharmaceutical company, ilé-iṣẹ́ ibi tí wọ́n ti ń dá oogùn, wọ́n fún mi káàdì, káàdì ìdánimọ̀. Káàdì ẹni pé èmi náà jẹ́ kan nínú àwọn òṣìṣẹ́ ní, ní ilé-iṣẹ́ náà wọ́n fún mi. Bó nísìn èmi ò ṣisé mọ́, student ni mí. Kódà gan wọ́n tún máa ń fún yan ni káàdì ìdáni mo ni ilé ìwé gẹ́gẹ́ bí student bó káàdì student nìyẹn. But káàdì ìdánimọ̀ nígbà tí mò fi ń ṣiṣẹ́ ní pharmaceutical company ní ilé-iṣẹ́ tí wọ́n ti ń tọ́ ògùn, wọ́n sì fún mi káàdì náà. Nígbà tí mò ń ṣiṣẹ́ ní Dangote Sugar Refinery wọ́n bẹ́ẹ̀ ni wọ́n fún mi káàdì. Káàdì yẹn ó ní ṣe pẹ̀lú pé ìdánimọ̀ pé ìwọ yíi náà jẹ́ kan nínú àwọn òṣìṣẹ́ ní ilé-iṣẹ́ bíi bẹ́ẹ̀ ni. Àbí tí àwọn àǹfààní kan ná bá wọlé wá ẹ̀hẹ̀n só wọ́n á bèrè káàdì, wípé okay káàdì ìdánimọ̀ rẹ̀ dà tí èèyàn mafi fi kalẹ̀. Ókè èèyàn á ní àǹfààní sí irú àǹfààní tó ń bá fẹ́ fún èèyàn. Bẹ́ẹ̀ dẹ́ ní tí èèyàn bá ń jáde lọ àbí èèyàn lọ ibìkan, ìyẹn ó tún máa gbà èèyàn lẹ̀ níbi àwọn nkọan mì tí èèyàn bá dàjúkọ. Tí èèyàn bá dàjúkọ, wọ́n lè bi yín pé ìbò ni o ti ń ṣiṣẹ́. Tí èèyàn bá fi káàdì ìdánimọ̀ tí èèyàn bá fi kalẹ̀, ẹ̀, wọ́n á mọ̀ pé ènìyí ọ̀ṣọise ibi, ibi kan ni. Bẹ́ẹ̀ ni káàdì, káàdì tí, káàdì, káàdì tí wọ́n fi ń ṣisé, káàdì, káàdì ilé-iṣẹ́ bẹ́ẹ̀ ni. Ó yẹn, bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa ń lò, wọ́n dẹ̀ máa ń lò. Ó wà fún ìdánimọ̀ tí èèyàn bá, ibi tí èèyàn ti ń ṣiṣẹ́ níbi, níbi kan. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń lò. Bẹ́ẹ̀ ni láti lè mọ àwọn tí wọ́n, láti lè mọ àwọn tí wọ́n ń ṣisé, láti, láti lè mọ òṣìṣẹ́. Káàdì ìdánimọ̀ yẹn dẹ́ẹ̀ni wọ́n tún máa ń jẹ́ kí èèyàn mọ̀ ipò, ibi, ibo ni tálòkò wà. Nísìn nílé-iṣẹ́ a ní àwọn tí wọ́n nù ilẹ̀, a dẹ̀ ní àwọn tí wọ́n ṣe secretary, a dẹ̀ ní àwọn tí wọ́n wà ní audit department, a ní àwọn tó wà ní marketing department, a ní àwọn tó wà ní different department nílé-iṣẹ́. Pẹ̀lú káàdì ìṣe yìí ó máa ń jẹ́ kí ì eẹyan mọ ibi tí àwọn oníkálòku wà. Èèyàn ò ní ṣẹ̀ṣẹ̀ máa bèèrè pé à. Ilé-iṣẹ́ orí bílé, ibi department wọ́ lọ wà, ibi bó lọ wà èèyàn á ti mọ̀.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Bẹ́ẹ̀ ni, tí èèyàn bá fẹ́ jẹ́, eyan rí pé ọjà tí èèyàn ń ta ò dára. Àkọ́kọ́ ná, kí èèyàn mọ irú àwọn èlò wo ni eyan fẹ́ fi ṣe irú ọjà tí èèyàn fẹ́ jẹ́ kí àwọn èèyàn rà. Ọjà tó ṣe yí pé, tí àwọn èèyàn bá ríi, wọ́n á rí pé, "à, ọjà yìí ò da." Torí pé tí èèyàn bá ta ọjà tí ò da, àwọn èèyàn ò ní rà á, yóò sì fa ìfàsẹ́yin fún ẹni tí ó ń ta ọjà náà. Àkọ́kọ́ ná, tí èèyàn bá fẹ́ jẹ́ kí ọjà dára, kí èèyàn jẹ́ kí lápéjùwe. Tí èèyàn bá fẹ́ ṣe bread, eyan ò ní wúlò jẹ́ kí butter àti flour eyan ò ní wúle jẹ́ kí butter kó dun flour yẹn dáadáa. Eyan ò ní wúle jẹ́ kí bread yẹn kó jìnà dáadáa. Àti àwọn òṣìṣẹ́ tí wọ́n máa ṣe bread yẹn náà, àwọn òṣìṣẹ́ yẹn náà wọ́n gbudo moo ṣe. Wọn ò ní wúle jẹ́ ẹni to je pé ó mọ̀ nípa tí wọ́n ṣe ń ṣe bread dáadáa. Àwọn, àwọn, àkọ́kọ́ ná tí èèyàn bá fẹ́ jẹ́ kí àwọn ọjà tí èèyàn ń ta kó dára, eyan ó nílò àwọn òṣìṣẹ́ tó dáa. Àwọn òṣìṣẹ́ tó dáa, eyan ó nílò wọn. Torí pé tí èèyàn bá lọ gba àwọn òṣìṣẹ́ tí wọ́n ò mọ̀ nípa ohun tí èèyàn fẹ́ ta, ó máa fa ìfàsẹ́yàn bá eyan. Ìfàsẹ́yàn ó máa dé bá eyan. Ìfàsẹ́yàn ó máa dé bá eyan. Torí bẹ́ẹ̀ eyan ó nílò àwọn òṣìṣẹ́ bẹ̀ dẹ ní eyan ò ní wúle àwọn èlò tí èèyàn fẹ́ lò. Eyẹn ò ní wúle rí pé ó da pérére. Eyẹn ò ní wúle rí pé èlò, èlò tẹ́ẹ́ kí èèyàn lò, òun náà ni eyẹn ó lò si. Eyan ò ní wúle rí pé èèyàn eyan ó lò si. Eyan ó máa rí pé eyan ò ṣàhun sí, eyan ò ṣàhun sí, ẹ́ń, ọjà tí èèyàn fẹ́ ta ẹ́. Eyan á dẹ́rì pé, eyan á dẹ́rì pé bẹ́ẹ̀ dẹ ní tí èèyàn bá fẹ́ kí ọjà rẹ ó dára. Eyan á wò àwọn tí wọ́n tún ṣe irú ọjà yẹn. Eyan á wò wípé, "okay o, àwọn wo ni wọ́n, àwọn wo ni wọ́n ń tajà báyìí? Irú ọjà wo lo ń tà?" So tí àwọn ò bá ṣe dáadáa, tí àwọn ò bá ṣe dáadáa, eyan á jẹ́ kí tí èèyàn náà kó tó dára ju tí wọn lọ. Torí bẹ́ẹ̀, àwọn èèyàn á máa ra ọjà eyan dáadáa. Àwọn, a máa ra dáadáa. Àwọn èèyàn á máa ra ọjà yẹn dáadáa. Eyan ó nílò kí èèyàn jẹ́ kí ọjà eyan dà. Tí ọjà eyan o bá dà, àwọn èèyàn ó ní lọ ra ọjà.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn gan. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Lẹ́tà tí de bá fẹ́ kọ, ó níí ṣe pẹ̀lú àwọn eyi ti n bá fẹ́ kọ sí, torí pé àwọn lẹ́tà oríṣìíríṣìí lẹ́tà ló wà. Èèyàn ní formal, informal, formal lẹ́tà wà, informal lẹ́tà wà, semi-formal lẹ́tà wà. Informal lẹ́tà, oun ni àwọn lẹ́tà tí èèyàn máa ń kọ fún, tí èèyàn máa ń kọ fún àwọn ọ̀rẹ́ èèyàn, tí èèyàn máa ń kọ fún àwọn ọ̀rẹ́ èèyàn, àwọn ọ̀rẹ́ èèyàn, àbi ìyá èèyàn, àbí àwọn tí èèyàn ti mọ̀ rí, àwọn ọ̀rẹ́ èèyàn ṣà. Formal lẹ́tà, òun ni fún lẹ́tà tí èèyàn máa ń kọ sí ilé iṣẹ́, bí ẹni tí èèyàn fẹ́ apply fún ilé iṣẹ́, óun ni, òun ni eeyan kọ fún ilé iṣẹ́ bí èèyàn ń wá iṣẹ́. Wọ́n á ní kí èèyàn lọ kọ lẹ́tà wà àbí ẹni tí èèyàn mọ̀ rí. Semi-formal lẹ́tà, òun ni àwọn lẹ́tà tí a máa ń kọ fún àwọn headmistress àbí àwọn lẹ́tà tí èèyàn máa ń kọ fún ààrẹ orílẹ̀-èdè. Ṣé ẹ wá rí àwọn lẹ́tà yìí? Èèè, lẹ́tà kọ̀ọ̀kan níí ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí èèyàn máa lò níbẹ̀. Irú informal lẹ́tà níìsín, irú informal lẹ́tà níìsín, ìyẹn ò kí ń lo àwọn ọ̀rọ̀, ìyẹn kò kí ń lo àwọn ọ̀rọ̀ tó wù yàn. Àwọn formal lẹ́tà, eeyan ò kí ń lo ọ̀rọ̀ tó wù yàn nbe. Eeyan ò kí ń lo ọ̀rọ̀ tó wù yàn bẹ́ẹ̀. Eeyan ó gbọ́dọ̀ lo àwọn ọ̀rọ̀, àwọn, àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó níí ṣe pẹ̀lú ọ̀wọ̀. Ó níìsín, tí mo ṣe lè níbi formal lẹ́tà, tí mo ṣe lè kọ lẹ́tà sí àwọn èèyàn ó yàtọ̀ sí tí mo ṣe lè kọ lẹ́tà fún informal lẹ́tà. Torí pé ẹni tí mò ń kọ lẹ́tà sí fún informal lẹ́tà yẹn, ẹni tí mò mọ̀ rí ni, ẹni tó wà ní ipò gíga ni. So mò gbudo lu àwọn ọ̀rọ̀ tí mò gbudo máa lò. Ó gbudo je àwọn ọ̀rọ̀ tó jẹ́ àwọn ọ̀rọ̀ tó, tó gbudo je àwọn ọ̀rọ̀ tó, tó, tó wà respectful. Bẹ́ẹ̀dẹ́ ni informal lẹ́tà, oun ni àwọn lẹ́tà tí èèyàn máa ń kọ fún àwọn ọ̀rẹ́ èèyàn, àwọn òbí èèyàn. Ẹ̀dẹ́ mú àwọn lẹ́tà báyìí, àwọn èèyàn tí èèyàn ti mọ̀ rí ni, àwọn tí èèyàn ti jọ gbẹ́ rí ni tí èèyàn ti mọ̀ rí. So ti èèyàn bá lo àwọn ọ̀rọ̀ tó ṣe yí pé, bí eré, bí àwàdà, bí àwọn ẹ̀fẹ̀ báyẹn, ẹ mọ̀, kò tíì búru ju torí pé èèyàn ti jọ mọ̀ ra èèyàn rí dáadáa. Eeyan ti jọ mọ̀ ra èèyàn rí dáadáa. So bẹ́ẹ̀, bẹ́ẹ̀dẹ́ ni semi-formal lẹ́tà náà. Ó níí ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí èèyàn má maa sọ. Ẹ mọ̀ semi-formal lẹ́tà, eeyan ó ti semi-formal lẹ́tà. Semi òun ni, òun, òun ká sọ pé ó wà láàrin formal lẹ́tà àti informal lẹ́tà. Àárín lóun wà. Ìyẹn ò ní wà tú, ìyẹn ò ní ṣàwàdà púpọ̀ níbi lẹ́tà tí èèyàn bá ń kọ ẹ̀. Ìyẹn òdẹ ní wà tú, lẹ́nu kọ́ dé, ìyẹn ò ní wà tú formal, ìyẹn òdẹ ní wà, ìyẹn òdẹ ní wà tú informal. Ìyẹn kò wà láàrín ni. Ìyẹn wà láàrín ni.

Nígbà wo ni o kẹ́yìn? Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Nígbà tí mo kẹ́yìn rí àwọn ọ̀rẹ́ mi, òun ni ọjọ́ tó ti pẹ́, ọjọ́ tó ti pẹ́. Àwọn ọ̀rẹ́ mi sì jẹ́ àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún mi. Wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún mi nígbà tí a wà ní ilé ìwé. Mo sì rántí àwọn ọ̀rẹ́ mi kan tájọ sé kékeré. Ìkan jẹ́ Mistura, ìkan jẹ́ Abdulquadri. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mi ò lè rántí. Àwọn ọ̀rẹ́ mi pọ̀ tájọ sé kékeré tí mi ò rántí nígbà èwe mi. Ẹ́. Ó dẹ̀ tún máa rí báyìí. Nígbà àwọn ọ̀rẹ́ èyàn tí èèyàn bá ti fílẹ̀ tóbá ti pẹ́, èèyàn máa ṣàfẹ́ kù wọ́n gan. Ẹ̀yàn máa ṣàfẹ́ kù wọ́n gan. Ẹ̀yàn máa ṣàfẹ́ kù wọ́n gan. Ẹ̀yàn máa ṣàfẹ́ kù wọ́n. Àwọn ọ̀rẹ́ mi wọn, wọn máa ń ṣe dáadáa sí mi. Wọn máa ń ṣe dáadáa sí mi. Tí mo bá ní'lò ǹkan, wọn máa ń ṣe dáadáa fún mi. Wọn máa ń ṣe dáadáa fún mi. Àwọn ọ̀rẹ́ mi, èèyàn gidi ni wọ́n, èèyàn gidi. Èèyàn gidi ni àwọn ọ̀rẹ́ mi. Àwọn Ẹ̀ ọjọ́ tí mo ti rí àwọn ọ̀rẹ́ mi, ó ti pẹ́. Àwọn ọ̀rẹ́, oní ọ̀rẹ́ mi kan tá jọ gbé Ajegunlẹ̀, Mistura ni. Mo ti rí ní ìsìn, ó ti pẹ́, ó ti pẹ́ láti jọ sọ̀rọ̀, ó ti pẹ́ táti jọ sọ̀rọ̀. Tá jọ pàdé yín nísìnyí, mo ò tiẹ̀ lè mọ ìgbà táa ti, táa ti rí àgbẹ̀ yìí àti ọ̀rẹ́ mi Quadri náà tó jẹ́ ọkùnrin. Mo ti rí ìyẹn náà nísìnyí, ọjọ́ ti pẹ́, mi ò tiẹ̀ lè rántí ìgbà tí mo ti rí mọ́. Mo ò ní rántí. Mo máa ń rí bẹ́ẹ̀, ẹ mọ̀ pé, ẹ̀yin tí, tí èèyàn bá ṣe ṣe kékeré, èèyàn ò lè máa, èèyàn ò lè máa wà lọ títí. Tí èèyàn bá ti dàgbà, èèyàn máa rí bí i gbá lọ. Ẹ̀yàn náà á lọ school, báyìí school ni àbí iṣẹ́ ni. Ṣé o, nǹkan tó fàá nìyẹn. Àwọn ọ̀rẹ́ mi náà tájú jọ lọ sí Unity Junior Secondary School. Wọ́n ní àwọn ọ̀rẹ́ mi tájọ lọ school náà. Àwọn ìyẹn náà, ó ti pẹ́ tí mo ti rí àwọn náà, ó ti pẹ́ gan. Ó ti pẹ́, ó ti pẹ́ tí mo ti rí àwọn náà. Kí ló bá se jẹ́ sá, mm, a sì máa ríra, a sì máa ríra. Ìbáwọ̀kọ̀ yẹ kó kọ́ lè pẹ́ ni tátún ló rí, tátún tó ríra padà máa pẹ́. Ó ma pẹ́. Mo miss àwọn ọ̀rẹ́ mi gan. Mo miss wọ́n, mo miss wọ́n dáadáa, mo miss wọ́n. Àwọn nǹkan tí mo tú ń jẹ́ kí màá rántí wọn ni ìgbà tí a wà. Wọ́n náà àwọn nǹkan tájọ máa ń ṣe tí mo miss wọ́n gan. Mo miss wọ́n gan. Àwọn nǹkan tí wọ́n máa ń ṣe fún mi, tájọ máa ń rẹ́rìn, tájọ máa ń sọ̀rọ̀, tájọ máa ń ṣe oríṣiríṣi àwọn nǹkan.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn, mo máa ń kí àwọn ènìyàn nígbà tí mo bá rí wọn lọ́sàn, nígbà tí mo bá rí wọn ní ìrọ̀lẹ́, nígbà tí mo bá rí wọn lálẹ́. Tí mo bá rí èèyàn bí ẹgbẹ́ mi, màá lo "o fún káàró". Tó bá dẹ̀ je gbàlagbà ni, màá lo "ẹ fún ẹ káàró". Torí pé nínú ìṣe Yorùbá, a ò kí ń lo "o" fún àgbàlagbà. A ò dẹ̀ kí ń lo fún-- a ò dẹ̀-- a ò, a ò, a ò kí ń lo "o" fún àgbàlagbà, àgbàlagbà. "Ẹ" la máa ń lò fún àgbàlagbà láti fi lè fi àmì, ẹ, àmì ìtẹríba fún àgbàlagbà. Yorùbá sì jẹ́, ẹ, èmi dẹ̀ ni, ní Yorù-- Yorùbá sì jẹ́ ẹni tí wọ́n máa ń kí eeyan dáadáa. Yorùbá máa ń kí eeyan dáadáa. Tí Yorùbá bá rí eeyan laáro, won á ní "ẹ káàró o". Tí Yorùbá bá rí eeyan lọ́sàn, won á ní "ẹ káàsán o". Tí Yorùbá dẹ̀ bá rí eeyan ní alẹ́, won á ní "ẹ káalẹ́ o". Yorùbá sì fẹ́ràn-- wọ́n sì fẹ́ràn kí wọ́n máa kí eeyan ní ọ̀pọ̀lọpọ̀. Yorùbá fẹ́ràn kí wọ́n máa kí wọn lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ dẹ́ ni tí mo bá ràwọn ọ̀rẹ́ mi náà tí mo bá ti rí wọn tipẹ́tipẹ́, màá pè wọ́n, màá pè wọ́n lórí ago. Màá ní, "Báwo ni gbogbo nǹkan? Báwo ni everything? Báwo ni gbogbo nǹkan? Sé o ṣí lábúrú o?" Bá jẹ́ tó bá sì jẹ́ àwọn ilọ́rin ni, àwọn ọlọ́rin máa ń ní, "Ẹ̀-nlẹ́fa, ẹ kú lé o. Báwo ni gbogbo nǹkan? Báwo ni everything náà? Báwo ni gbogbo nǹkan? Báwo ni-- ẹ̀-nlẹ́fa." Ìyẹn, ẹ, mo sì máa ń kí àwọn ọ̀rẹ́ mi báyìí. Tí mo bá ràwọn ọ̀rẹ́ mi tí àjọ jẹ́ ẹgbẹ́ kankan náà, mo lè kí wọn ní, "À, bó ni? Báwo ni gbogbo nǹkan? How far? Báwo ni everything? Sé kò sí tí mo dẹ̀ bá rí àgbàlagbà, màá kí wọn, "À, ẹ káàró sa, ẹ káàró má o." Ẹ, tí bá sì-- tó bá sì jẹ́ bàbá mi náà ni, màá ní, "À, ẹ káàró sa. Dada, dada." Wọ́n náà dẹ̀ kí mi padà, màá ní, "Da--", màá dẹ̀ sọ fún wọn, "Dada ni sa. Kò sí lábúrú. Dada ni." Then, òbí, ẹ, ní-- tó bá sì jẹ́-- Yorùbá sì jẹ́ èèyàn kan tó ṣe yí pé-- Yorùbá sì jẹ́ èèyàn tó ṣe yí pé wọ́n fẹ́ràn kí èèyàn máa kí yan. Tí èèyàn bá ń lọ, tí èèyàn bá ń lọ, tí èèyàn kò bá kí yan, Yorùbá ò fẹ́. Àwọn Yorùbá á rí ẹni ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́kọ̀ọ́, ẹni tí ò lẹ́kọ̀ọ́ rárá ni wọ́n ṣé máa rí ẹni ẹ̀. So, so ó da, ó da kí èèyàn máa kí yan. Ó da, ó da kí èèyàn máa kí yan.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi ní ọ̀nà tó da. Mo máa ń jẹ oúnjẹ tó da. Mo sì máa ń jẹ àwọn oúnjẹ tó ṣe pé ó máa jẹ́ kí àwọn, àwọn ago ara mi kó ṣiṣẹ́ dáadáa, kó ṣiṣẹ́ dáadáa. Ó dá kí èèyàn ma tọ́jú ara èèyàn. Tí èèyàn bá ń tọ́jú ara èèyàn dáadáa, èèyàn náà á gbé ayé tó rọrùn, áá gbé ayé tó da. Ó dá kí ọmọ tọ́jú ara èèyàn. Ó da púpọ̀. Pápà jùlọ àwọn ọmọ táà ń bí, àwọn ọmọ kéékèèké kí èèyàn ma fún wọn lóúnjẹ gidi, kí èèyàn fún lóúnjẹ gidi gẹ́gẹ́ bí milk, gẹ́gẹ́ bí potato, gẹ́gẹ́ bí ẹ̀wà, gẹ́gẹ́ bí àwọn èso kí èèyàn ma jẹ. Gbogbo àwọn nǹkan báyìí ó máa jẹ́ kí àwọn ara kó jí pépé. Bẹ́ẹ̀dẹ̀ ni àwọn àgbàlagbà wa tí wọ́n ti dàgbà. Torí ó dá ẹ́n kí èèyàn ma fún wọn ní àwọn oúnjẹ gidi, àwọn oúnjẹ tó dá. Kí èèyàn ma fún wọn ní àwọn oúnjẹ tó dá, àwọn oúnjẹ gidi, àwọn oúnjẹ gidi. Bẹ́ẹ̀dẹ̀ ni ẹni tí ò bá jẹ oúnjẹ gidi. Bẹ́ẹ̀ ni ohun tó súmọ́ náà ni pé kó má gbadùn ara rẹ̀. Because oúnjẹ táà ń jẹ yìí òun ló ń jẹ kí ká máa sẹ̀mí. Ẹni tí ò bá jẹ oúnjẹ gidi, gbogbo àwọn, ẹ́, ara rẹ̀ kò ní jí pépé, kò ní jí pépé dáadáa. Ó dá kí ọmọ jẹ oúnjẹ. Irú àwọn oúnjẹ tí èmi tún fẹ́ràn láti máa jẹ. Mo fẹ́ràn láti máa jẹ potato. Mo fẹ́ràn láti máa jẹ potato. Mo tún fẹ́ràn láti máa jẹ èso. Mo tún fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tó l'alafia àwọn oúnjẹ gidi bí ọbẹ̀ tó dùn, ọbẹ̀ tó dùn. Mo fẹ́ràn láti máa jẹ. Bẹ́ẹ̀dẹ̀ ni ìyá mi tó bí mi ó mọ oúnjẹ sè dáadáa, àwọn oúnjẹ gidi, àwọn oúnjẹ gidi ó mọ̀ ṣe, ó mọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni tí, bẹ́ẹ̀dẹ̀, ó ní pé tí mò ń ṣe wà yìí mo, mò ń gbá láduà gàn kí n fẹ́ ìyàwó tó mọ oúnjẹ sè dáadáa tó máa mú oúnjẹ sè fún mi dáadáa. Mò ń gbá ládùa bẹ́ kí n, kí n fẹ́ iru ìyàwó bẹ́ẹ̀ tó máa mọ oúnjẹ sè. Mo tún, mo, èmi gẹ́gẹ́ bí ẹni kan mo kórìíra kí n máa jẹ oúnjẹ tí ò dùn, oúnjẹ tí ò da, oúnjẹ tí ò da. Ló nínú ẹ̀sìn Islam, Ọlọ́run kọ́ wa ní pé tí oúnjẹ ò bá da ká má sọ pé kò da. Ka kọ gbé oúnjẹ yẹn kalẹ̀, ka filẹ̀ ka kúrò n bẹ̀. Ó dá, ó dá púpọ̀ kí ọmọ mọ oúnjẹ tí ọmọ máa jẹ sara torí pé tí èèyàn kan bá ń jẹ gbogbo nǹkan, tí èèyàn bá ń jẹ gbogbo nǹkan, a kò dá o. Ó lè fa ìjàmbá sí ara èèyàn, ó lè fa ìjàmbá sí ara èèyàn. Ó dá kí ọmọ mọ oúnjẹ tí ọmọ máa jẹ. Ó dá kí ọmọ mọ oúnjẹ tí ọmọ máa jẹ. Ki ọlọrun kò fiṣọ̀ rẹ̀ ṣọ̀ wá ni. Ó dá kí tí èèyàn bá lówó lọwọ́ kí èèyàn mà ṣe ahun fún ara yan. Kí kò kàn máa ma jẹ́ pé gàárí, gàárí, gàárí, gàárí nìkan ni èèyàn maa máa mú.

Báwo ni, báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? N ti bá fẹ́ rìnrìn àjò lọ sí ibi iṣẹ́, tó bá jẹ́ pé Èkó ni mo wà. Àkọ́kọ́ lápejuwe ibi tí mò ń gbé lékòó, mo gbé ní Fadéyì, mo dé n sì ṣe ní Anthony. Máa wọ mọ́tò láti Fadéyì bus stop, màá wọ lọ sí Anthony, màá bọ́lẹ̀ ní, ẹ, Chevron. So tí bá bọ́lẹ̀ ẹ́ n bẹ́ẹ̀, tó bá dé jẹ́ pé nígbà tí mò ń ṣiṣẹ́ ní Bariga ni, màá lọ sí Shomolu, màá lọ wọ mọ́tò. So láti bẹ́ẹ̀, ó níí ṣe pẹ̀lú, ó níí ṣe pẹ̀lú ibi tí yan bá ń gbé. Tó bá jẹ́ pé ibi tí ọ̀ ń gbé ó jìnnà, ẹ, owó mọ́tò yẹn máa pọ̀. Tó bá dé jẹ́ pé ibi tí yan gbé ò jìnnà, owó yẹn, owó mọ́tò náà ò ní pọ̀. Bẹ́ẹ̀ ni. À, àti pé àwọn tí wọ́n ń gbé ní Èkó, owó tí wọ́n máa fi wọ mọ́tò lọ sí ibi iṣẹ́ ó pọ̀ gan. Ó dàejẹ́ ǹkan ni, ó jẹ́ ǹkan tí ó máa ń gbé owó àwọn òṣìṣẹ́ lọ lékòó. Tor pé tí wọ́n bá gba owó oṣù tán, owó tó máa kún fún wọn kò ní tó ǹkan. Ó dè máa ń fa ìfàséyìn fún wọn torí pé ẹ lọ mi gan, ó máa dà bíi ìgbà pé kò ṣiṣẹ́ rárá ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bí ibi àwọn ìlú mi bíi Ìbàdàn àbí, Àbẹ́òkúta, owó mọ́tò òún fi bẹ́ẹ̀ pọ̀ báyẹn, kò fi bẹ́ẹ̀ pọ̀ dáadáa báyẹn. So gẹ́gẹ́ bí Kwara State nísinyi owó mọ́tò bíbàyí ò fi bẹ́ẹ̀ pọ̀. Ẹ, lápejuwe bóyá láti ọjà ọba èèyàn wá ń lọ sí Kwara poly. So owó tí wọ́n máa gba kò ní tó ǹkan. Tó bá yẹ pé kò ní a-- owó mọ́tò wọn pọ̀, wọ́n lè lọ sọ pé láti ibìkan lọ sí ibìkan, ibi tí ó jìnnà rárá, bí àkọ́ máa gba bí i àbí five hundred. Imagine kí yan máa fi five hundred kí yan máa fi wọ mọ́tò lọ sí ibi iṣẹ́ go come. That is one thousand. Ẹ ló lọdẹ ń gba, ò ń gba eighty thousand. Yẹn, ò ń gba eighty thousand. So ó depend ibi tí yan bá ń gbé àti the, the kind of, ẹ, economy níbẹ̀ yẹn. So ó depend. Àti pé ko Ọlọ́run ko sànú ni gbogbo ǹkan ti wọ́n, nísinyi gbogbo ǹkan ti wọ́n, gbogbo ti wọ́n. So gbogbo, gbogbo epo náà tún máa affect owó mọ́tò tí epó bá lọ sókè. Owó mọ́tò náà máa wọ́n, owó mọ́tò máa wọ́n. Bẹ́ẹ̀ ni.

A! Sé o, sé o ti dúró nínú ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? A! Mo o lè rò wípé ó rọrùn láti má lo ayárabíàṣá fún ọjọ́ kan. Kò rọrùn, torí pé kí ni ó jẹ́ ǹkan tó ṣe pé òun nìyẹn máa ń lò ní ojoojúmọ́ ayé èèyàn. Bí fóònù, èèyàn máa ń fi ń pè, èèyàn máa ń fi ń browse lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀yàn máa ń fi browse lórí íńtánẹ́ẹ̀tì. Gẹ́gẹ́ bí èmi ò, ó máa le díẹ̀ fún mi láti lè gbé fóònù kalẹ̀ fún ọjọ́ kan, torí pé àwọn messages kan máa wọlé fún mi. Ẹ̀mi gẹ́gẹ́ bí ènikàn, student ni mí. Àwọn lecturer mi dẹ̀ máa send àwọn files, àwọn documents, àwọn materials tí a máa lò ká. Ṣùgbọ́n ó dára o tí yàn bá lè fi ẹ̀rọ ayárabíàṣá lẹ̀, torí pé tí yàn ò bá fi lẹ̀ ó lè gba gbogbo ọpọlọ yan. Kò ní jẹ́ kí yàn ráyè ṣe àwọn nǹkan kan mìíràn. So nígbà mìí na wà tó ṣe pé ìyán a fi lẹ̀, èèyàn máa fi lẹ̀ fún ìgbà kan, èèyàn ò ní dé díẹ̀, ó dára púpọ̀. Ṣùgbọ́n ó máa le púpọ̀ láti lè fi lẹ̀ fún ọjọ́ kan. Torí pé ayárabíàṣá, ẹ̀rọ ayárabíàṣá ó nílò nígbẹ́ sí ayé èyàn gan. Torí pé ní ayé technology la wà báyìí nísin, a nílò láti máa ṣe àwọn nǹkan púpọ̀ ń bẹ dáadáa, a nílò láti máa ṣe àwọn nǹkan tó po n bẹ dáadáa. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ ayárabíàṣá ó wúlò fún nǹkan púpọ̀. Ẹ̀èyàn máa ń fi ń pè, ẹ̀yẹn lè máa fi browse lórí íńtánẹ́ẹ̀tì, ẹ̀yẹn lè máa fi record àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ó ṣeéṣe fún èèyàn kí yàn ò gbàgbé. Ó ṣeéṣe fún yàn kí yann gbàgbé, èèyán a lè fi fóònù náà record ẹ̀ ka lẹ̀. Bẹ́ẹ̀ ni ó wúlò gan. Àwọn ǹkan mi náà, àwọn èlò mìí náà dẹ̀ wà tó ṣe wípé à ti fi lẹ̀ fún ọjọ́ kan, ó máa le fún wọn torí pé wọ́n ò ti di, ó ti di moniki sí wọn lára, ó ti di ó tí ni wọ́n ò lè fi lẹ̀. Irú àwọn báyẹn dẹ̀ ní, ó máa affect wọ́n because wọ́n ò nílẹ̀ ráyè ṣe àwọn nǹkan kan tí ó yẹ kí wọ́n ṣe. Bí student nísin, tí ó bá jẹ́ pé ẹ̀rọ ayárabíàṣá ni wọ́n ń tẹ̀ ní ojoojúmọ́, ojoojúmọ́, ojoojúmọ́ kò ní ráyè fún àwọn exam rẹ̀, ó tún máa gba gbogbo ọpọlọ rẹ̀, kò ní le ṣiṣẹ́ dáadáa.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Ní, èmi ò ní ẹranko ọ̀sìn. Ṣùgbọ́n ó ní ọjọ́ kan tí mo lọ sí Èkó, ìyá mi ó ń sin àwọn adìẹ broiler kan bí i márùn. Bẹ́ẹ̀ni, òhun nígbà yẹn ló jẹ́ kí n mọ̀ wípé àwọn ẹranko ọ̀sìn ó le láti sìn. Wàhálà wọ́n pọ̀ gan. Torí pé ngbà tí mo lọ ilé yẹn, a máa ń fọ ilé adìẹ wọn, Adé máa ń fún wọn lóúnjẹ. Àwọn broiler dẹ̀ ni. Wọ́n fẹ́ràn oúnjẹ púpọ̀, wọ́n fẹ́ràn oúnjẹ púpọ̀. Dé bí pé tí èèyàn ò bá ṣọ́ra gan, wọ́n lè dá èèyàn n gbèsè. Ẹni tí ó dé bá ni tí ó bá ń kórira ǹkan kò ní lè tọ́jú àwọn ǹkan ọ̀sìn torí pé ìgbẹ́ wọn ó máa ń rùn, ìgbẹ́ wọn máa ń rùn. Ìyá a dé máa ń-- tí ó dẹ̀ bá fọ ilé àwọn adìẹ wọn ní, ní oorekoórè, ó máa dẹ̀ti, ó máa dẹ̀. Wàhálá wọ́n pọ̀. Torí pé àwọn ẹranko yẹn náà tí wọ́n ṣe wà yẹn náà, àwọn náà bí èèyàn náà ni wọ́n, wọ́n ní agídí. Wọ́n ní agídí. Ó bí, ó dàbí broiler kan ni. Ni tí, tí ìgbà tí mo lọ sí Èkó tí wọ́n ń sin. Ó léyi kan n nù wọ́n. Tá bá fẹ́ gbé báyìí, kòin dúró ó máa ń salọ ibòmíì ni. Kátó rí mu, ó máa ń pẹ́. Àwọn ǹkan ọ̀sìn yì, àwọn ǹkan ọ̀sìn dẹ̀ ní, èèyàn gbúdọ̀ ṣọ́ra fún àwọn ǹkan tí èèyàn ń sin. Torí pé tí èèyàn ò bá ṣọ́ra, àwọn ǹkan ọ̀sìn ò lè dá èèyàn n gbèsè, ó lè dá èèyàn n gbèsè cause ìmí e ni mo nti ọn ṣe ó kan máa dédé kú ni ẹ̀ ní mọ ohun tó ń ṣe. Ìmí dẹ̀ ni, ẹ máa wò bóyá, há eléyìí ó máa kú ó. Bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní kú, kò ní kú. Àwọn ǹkan ọ̀sìn ó, ó gba ọpọlọ, ó gba ọpọlọ kí èèyàn ó fi ọpọlọ síi. Èèyàn gbúdọ̀ ṣọ́ra tí èèyàn bá ń sin wọ́n. Gẹ́gẹ́ bí àwọn broiler nìísìn, èèyàn gbúdọ̀ máa mójútó wọn. Ibi tí wọn dẹ̀ máa wà á jẹ́ ibi tó jẹ́ pé kò ní tútù jù, kò dẹ̀ ní gbóná jù. Ṣó èèyàn gbúdọ̀ mọ́ irú àwọn oúnjẹ tí èèyàn máa tún máa fún wọn náà. Bẹ́ẹ̀ni, ǹkan ọ̀sìn ó, eré wà n bẹ́ẹ̀ ṣùgbọ́n ó lè díẹ̀ láti ṣe. Eré wà bẹ́ẹ̀. Irú àwa Mùsùlùmí nìísìn, ó ní àwọn ǹkan ọ̀sìn tó jẹ wípé a lè dá wọ́ lé gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ ẹ̀èyán lè gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀. Ẹlẹ́dẹ̀, a lè sin ẹlẹ́dẹ̀, a lè sin ẹlẹ́dẹ̀. A dẹ̀ lè jẹ ẹlẹ́dẹ̀. Mùsùlùmí ò ń jẹ, Mùsùlùmí ò ń jẹ ẹlẹ́dẹ̀ àti ajá náà.

Nígbà wo ni, nígbà wo ni ọ́ máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Kò sí ìgbà tí mi ò kí ń ṣe ìmọ́tótó ibi tí mò ń gbé. Torí pé ibi tí mò ń gbé ni, ibi tí mò ń gbé dé ní, ògbudo jẹ́ ibi tí ó mọ́, ògbudo ọ̀ jẹ́ ibi tó ṣe í pé tàwọn ẹlòmí naa bá wà á mi wá, wọ́n á lè ráyè jókòó, wọ́n á lè ráyè sùn. Àti pé tí yan bá jẹ́ ẹnìkan tí ò kí ń, tí ò jẹ́ ẹni tó ní mọ́tótó, iru ẹni náà, àwọn èèyàn ò ní ní ìfẹ́ láti máa sùn mọ́ àwọn èèyàn báyẹn. Gẹ́gẹ́ bí èmi báyii ni sin, Mùsùlùmí ni mí. Awa Mùsùlùmí kò, kò dá fún wa ká máa ń rin rin ideti. Àgbudo máa ṣe ìmọ́tótó ara wa. Agbudo máa jẹ́ kí àyíká wa ko mọ́, àyíká wa kó dáadáa. Àgbudo máa ń jẹ́ kí àyíká wa ko mọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni, bẹ́ẹ̀ dẹ̀ ni, ní bu náà tí ò kí ń ṣe ìmọ́tótó ilé, kò dà gan dé bí àsọ wíwọ̀, dé bí kí yan maa wẹ̀. Islamú ń fẹ́ràn ká máa, ká máa, ká máa rìn rin lọ́tí, ká máa rìn rin tó mọ́. Ó dá kí yan maa tọ́jú àyíká yan. Ó dá kí yan maa tọ́jú àyíká. Torí pé tí yan o bá tọ́jú àyíká yan, owó àwọn àlùjọni máa ń lò sí iru àwọn bẹ̀yẹn. Agbe, agbègbè yen de máa ma run, o máa ma hun, máa ma hun. So ó dá kí yan maa tọ́jú agbègbè ẹeyan. Ó dá kí yan maa tọ́jú agbègbè ẹeyan. Ó dá, ó dá kí yan maa tọ́jú agbègbè eeyan dáadáa. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ìjọba náà, àwọn náà ń ṣe ìrànlọ́wọ́. Torí pé lápẹ́júwè ní, leko ó là won kan tí wọ́n máa ń pè ní lawma. So gbogbo àwọn ìdọ̀tí tó bá wà lójú títì àwọn lọ́ máa ń kó, wọ́n á lọ dànù. Wọn á lọ dànù. Wọn á lọ dànù. Wọn á lọ dànù. So àwọn ìjọba tó, ti o dẹ̀ bá ṣi àwọn iyín yẹn ni gbógbó títí máa dẹ̀tí kò sí ẹni tó mọ gbogbo owó àdúgbò eko máa ma run ni. So torí bẹ́ẹ̀, òhn, ó dá kí yan maa ṣe ìmọ́tótó. Tí yan o bá ṣe ìmọ́tótó, ààrùn káàrún ni ló máa ṣe yan. Ààrùn tí ò dá oríṣiríṣi arẹ̀ lo maa ma ṣe yàn. So ó dá kí yan maa ṣe ìmọ́tótó. Ó dà gan kí yan ma ṣe ìmọ́tótó. Koda, ólorin kan kọ́ ọ́ ní ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbògbò. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbògbò. Bẹ́ẹ̀ ni, kò sí tí yan ò ṣe lè jẹ́ tí yan o bá ti ṣe ìmọ́tótó, ààrùn káàrú máa ṣe yàn.

Ṣé mo máa ń ṣe ìdárayá? À, ìdárayá da púpọ̀. Ó da kí èèyàn máa ṣe ìdárayá torí pé tí èèyàn bá ń ṣe ìdárayá, a máa jẹ́ kí ara kó jí pépé kó pọ̀lọ̀ kó ṣiṣẹ́ dáa dáa. Ó da kí èèyàn máa ṣe ìdárayá. Ìdárayá da púpọ̀, ó da púpọ̀, ó da, ó da. Ó sì máa ń jẹ́ kí ọkàn, ọpọlọ àti gbogbo ara kó ṣiṣẹ́, kó ṣiṣẹ́. Ṣùgbọ́n púpọ̀ ju ìdárayá náà kò da. Tí èèyàn bá ti ń ṣe ìdárayá, a padà jà sí nǹkan mi torí pé púpọ̀ ju nǹkan kò da, kò da. Púpọ̀ ju nǹkan kò da. Púpọ̀ ju nǹkan kò da. So ó da kí èèyàn máa ṣe ìdárayá. Ìdárayá da púpọ̀. Da kí èèyàn máa ṣe ìdárayá. Da kí èèyàn máa ṣe ìdárayá. So ó da kí èèyàn máa ṣe ìdárayá. Ìdárayá, eh, oríṣiríṣi exercise ló dé wà. Oríṣiríṣi ìdárayá ló wà. Àwọn ìdá-- ìdárayá kan wà tó ṣe wípé eré sísá èèyàn máa sáré díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀. Àwọn ọjọ́ bá ti ẹ̀ gbé nǹkan kan ni tí wọ́n ṣe lẹ́ẹ̀ọ́jọ́ mẹ́ta kan, wọ́n ní kí gbogbo èèyàn kan bọ́ta kí wọ́n máa sáré láti ibì kan dé ibì kan. Ìyẹn wọn máa ń pè ní yo-- ni wọn máa ń-- ni àwọn olóyìnbo máa ń pè ní fitness. A jẹ́ kí èèyàn wà ká ń pé. Ó da gan. Àwọn ẹlòmíràn nígbà mí wà tó ṣe wípé àwọn ẹlòmíràn, àwọn wá kùro nílé wọn, wá kù nílé wọn, wá ṣe ìdárayá, wá ṣe dá-- èmi ìdáhùn dè ni. Mo wọ̀nì sáré wá kàn máa rìn ni. Wa máa rìn láti ibi kan lọ sí ibi kan. Eh, àwọn ìgbà mí dè naa mâà jẹ́ pé doctor náà máa ń ṣe é fún èèyàn pé ó kéwo kí èèyàn máa ṣe ìdárayá torí pé kí èèyàn àbí ẹni tí ó bá ti san ra ju, ẹni tí ó bá ti san ra ju, wọ́n máa ń kí ó ṣe ìdárayá. Bẹ́ẹ̀ ni. Mo máa ń ní wẹ́rẹ́ nírú ẹ bẹ́ẹ̀, kó má ju kó tó ju kan, kó máa ṣe ìdárayá láti lè jẹ́ kí gbogbo ara rẹ̀ kó, eh, láti lè jẹ́ kí ó jó. Bẹ́ẹ̀ ni. Ó da kí èèyàn máa ṣe ìdárayá. Ìdárayá da púpọ̀. Ó da fún ọmọdé, ó da fún lágbàlagbà. Ó da fún-- òun kò sí ẹni tí ó da fún. Torí pé àwọn agbá bọ́ọ̀lù, tí ẹ bá ṣà kéṣìí, àwọn náà máa ń sábà ń ṣe ìdárayá dáadáa torí pé tí wọ́n ò bá ṣe, wọn ò ní lè gbá bọ́ọ̀lù dáadáa lórí field. So ìdárayá da púpọ̀. Ó da kí èèyàn máa ṣe ìdárayá. Ó da púpọ̀. Ó dáa gan. Eh, tí èèyàn bá túun ṣe ìdárayá gan o tún máa n jẹ́ kí ọpọlọ kó ṣe dáadáa, kó ṣe-- máa jẹ́ kí ọpọlọ kó ṣe dáadáa. Ó da púpọ̀, ó da púpọ̀. Ó da dáadáa ni.

Bẹ́ẹ̀ni, mo ti èèyàn máa bẹ́ẹ̀ ni. Àti pé irú oríṣiríṣi ìroyn ló wà o. Awọn irọyin kàn wà to je wípé bóyá ti wọn ba sọrọ ni ìbí iṣẹ enikan a má kò kale. Ẹ̀mi lóòótọ́ nígbà tí ẹ̀mi fi wa ni ibi iṣẹ́ ẹ̀mi ò kọ ìròyìn ó. Nítorí pé IT ni mó lọ ṣe. Nígbà tí mò parí Polytechnic, mò lọ ṣe IT. Èmi ò kọ ìròyìn, èmi ò kọ ìròyìn. Nítorí pé ẹni kan wà tó ṣe pé níbi iṣẹ́ wa tó ń jẹ́ Mr. Bernard, òun ló máa ń kọ ìròyìn náà, òun ló máa ń kọ ìròyìn náà, òun ló máa ń kọ. So, àwọn olóyìnbo máa ń pè ní secretary tó máa kọ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ kalẹ̀. Nígbà tí ó dà ní ṣiṣẹ́ ní school kan tó ń pè ní Àlẹ̀ Àmánọ̀ náà, àwọn enikan wà tó je pé awọ́n náà máa ń kọ ìròyìn, wọ́n máa ń kọ ìròyìn. Kẹ́ dẹ máa wo, àwọn tí wọ́n máa ń kọ ìròyìn yẹn, tí wọ́n máa ń kọ ìròyìn, wọ́n jẹ́ ènìyàn tó jẹ́ pé wọ́n máa ń tẹ́tí gbọ́ ohun tí àwọn èèyàn ń sọ, wọ́n máa ń tẹ́tí gbọ́ dáadáa, gbogbo ohun tí àwọn èniyen bá sọ wọ́n á kọ kalẹ̀, wọ́n á kọ kalẹ̀, wọ́n á kọ kalẹ̀, wọ́n á kọ kalẹ̀. So, láti lè jẹ́ kí, láti lè jẹ́ kí nígbà tí wọ́n bá ń ṣe meeting imi, láti jẹ́ kí nígbà tí wọ́n bá ń ṣe meeting mi, wọ́n mo nnkan tí wọn sọ nígbà yẹn. So bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni ìròyìn àwọn tó mọ, wọ́n tó mọ. So, bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n máa ń sọ́ ìròyìn, àwọn tó máa ń kọ ìròyìn yẹn.

Ah! Ọ̀rọ̀ yìí, báwo ni o se máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Ah! Ọ̀rọ̀ yìí ó ga púpọ̀. Ọ̀rọ̀ yìí sì jẹ́ nǹkan nú àwọn oun, ó sì jẹ́ nǹkan tó ṣe pé ó máa ń jẹ́ kí àwọn ẹlòmí kí ilé-ayé kó sún wọ́n. Nítorí pé la ti ṣe ìdọ́gba láàárín ìgbésí ayé àti iṣẹ́, ó jẹ́ ohun tó le, ó jẹ́ ohun tí ó rọrùn láti ṣe ìdọ́gba láàárín rẹ̀. Tí èèyàn tó ráyè tí ìyàró, tí èèyàn tó ráyè tọ́mọ, tí èèyàn tó ráyè àwọn ọ̀rẹ́. Ìgbà míi gàn tí èèyàn bá ń ṣe iṣẹ́, àwọn iṣẹ́ mi tó ṣe yí pé ó le àwọn iṣẹ́ ibò mii gan wọn fún èèyàn láàyè láti lè ṣe àwọn nǹkan kan mì, torí pé ó máa ń so ẹlòmíì gan, ẹlòmíi akọ́ fi ṣẹlẹ̀ ni. Because kò sí tí èèyàn ṣe fẹ́ ṣe, tí èèyàn yẹn kò fẹ́ ṣe tó, èèyàn náà, àwọn ẹbí èèyàn náà ò ní ẹ̀tọ́ lórí èèyàn náà. Ìyáń a lọ sóde, ìyáń a lọ sóde, ìyáń a lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́. Tí èèyàn bá sọ pé iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́ nìkan ni èèyàn fẹ́ máa ṣe. Ah! Ilé-ayé ò ní dùn mọ́ yàn, á fẹ́ rí bákan. Àwọn èèyàn gan-an máa f- wọn ò ní royin èèyàn dáadáa wan máa ní iṣẹ́, iṣẹ́ náà ló kúńṣẹ́ lójoojumọ, iṣẹ́ ni. So ó le, ó le púpọ̀ tí èèyàn ó ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Bẹ́ẹ̀ dẹ́ ní, iun tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí kò, kò jú kọ́ ní ìgbésí ayé rẹ lọ́tọ̀. Ah! Kò n ṣe nǹkan kékeré o, ẹlòmí ohun tí on ń face, ohun tó ń dàjú kọ́, ó lè jẹ́ kó dé ibi iṣẹ́ nígbà mí gàn kó má ṣe dáadáa. Àwọn èèyàn máa wa mavwo pe, "à kí ló ṣe ẹníyì? Kí ló ṣe tó ń ṣe báyìí? Ko n ṣ'oun náà, kò rọrùn ni, kò rọrùn, kò rọrùn." Kọ́lọun jẹ́ kó rọrùn fún èèyàn ni. Àwọn tí wọ́n ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé wọn, ah! Iṣẹ́ ni wọ́n ṣe o, iṣẹ́ ni wọ́n ṣe torí pé kò rọrùn rárá, kò rọrùn, kò rọrùn rárá ni. Kọ́lọun kó ṣaanu wa ni tó jẹ́ kí àti jẹ àti mu wá kò rọrùn ni, kò rọrùn, kò rọrùn. Kọ́ náà jẹ́ kó rọrùn. Bẹ́ẹ̀ dẹ́ ni, kọ́ọlọun kó máa fí isọ̀rẹ ṣọ yan, kó maa ṣáánú yan ni, kóo ń ṣe iṣẹ́, iṣẹ́ kó ló mú ìyàn láà, iṣẹ́ kó ló ń jẹ́ kí èèyàn lówó. Tí èèyàn bá ti rí pé àwọn iṣẹ́ tí èèyàn ń ṣe kò ti fẹ́ di nǹkan mìíràn to ẹ pe èèyàn ó rújú tu ile àyè, rẹ mọ áa dà kí èèyàn fi lẹ kii yan lọ wá ṣẹ́ míi ṣe ni. Torí pé kí ni ẹni iṣẹ́ tí èèyàn ń ṣe, tí èèyàn ráyè bíi, tí yàn rí, ara èèyàn gan èèyàn ó rojú tu ẹ. So kí èèyàn fi iru ìṣẹ́ náà bẹ́ẹ̀, kí èèyàn lọ wá ṣe mí ì ní. Ko tó dàníyẹn. Kọ́lọun kó ṣáánú ni. Ah! Kó ole gan-an.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ah, bí èmi ní sinmi, tó bá jẹ́ pé owó wà lọ́wọ́ mi, mo máa, máa nífẹ̀ẹ́ sí kí n lọ sí ìsinmi ní ìlú òyìnbó, kí n lọ gbádùn ara mi. Torí pé, torí pé, torí pé, ah, ìsinmi dá púpọ̀, da kí yan mà ṣe. Kò ń ṣe ojoojúmọ́ náà ni kí yan mà ṣe iṣẹ́, ṣe iṣẹ́, ṣe iṣẹ́, ṣe iṣẹ́, ṣe iṣẹ́. Kí èyàn bà sọ pé ojoojúmọ́ ni yan mà fi ṣe iṣẹ́, ìyá kò para ẹni, ìyá kò para ẹni. Ojoojúmọ́ náà ni kí ọmọ ṣe iṣẹ́, kò ṣe ojoojúmọ́. Bí èmi ní sinmi, èmi á nífẹ̀ẹ́ sí tó bá wo, tó owó bá wà lọ́mi bóyá kí n lọ sí South Africa, kí n lọ sí America, kí n lọ sinmi, kí n lọ gbádùn ara mi. Àbí tó bá, kìn ni nice time pẹ̀lú àwọn ìyàwó mi àbí àwọn ọmọ mi ẹ̀, ó dá kí èyàn máa sinmi o, torí pé tí èyàn ò bá sinmi, tí èyàn bá ní iṣẹ́, iṣẹ́, iṣẹ́ ni èyàn fẹ́ máa ṣe lójoojúmọ́. Ah, nǹkan á dé bá èyàn, nǹkan á ṣe èyàn, èyàn gan nígbà dùn ara rẹ ó dá kí èyàn máa ní ìsinmi. Odá kí èyàn má ní ìsinmi. Odá, odá púpọ̀ kí èyàn máa ní sinmi. Ìsinmi dá, ìsinmi dá, ó dá kí èyàn máa ní ìsinmi. Bẹ́ẹ̀ dẹ̀ ni yìí, tí èyàn bá ń fúnra èyàn ní ìsinmi ọpọlọ náà á tún wálẹ̀, a wá lẹ̀, ọpọlọ á wá lẹ̀, ọpọlọ á wálẹ̀, ọpọlọ á wá lẹ̀ dáadá, ọpọlọ áwálẹ̀ dáadá. So, ó dá kí èyàn máa ní ìsinmi. Tí èyàn ò bá ní ìsinmi, èyàn a kò kú, èyàn a kò kú lójijì ni, èyàn a kú lójijì, Ọlọ́run kò sànú èyàn ni, kò Ọlọ́run sànú èyàn, kò má jẹ́ pé iṣẹ́, iṣẹ́, iṣẹ́ lásán náà ni èyàn kọ máa máa ṣe. Èyàn a kò para èyàn ni o, kò Ọlọ́run kò ṣánù èyàn ni, kò lorun kò sa anu èyàn. Kò Ọlọ́run kò sàánú èyàn ni. Kò má jẹ́ pé iṣẹ́, iṣẹ́ lásán ni èyàn máa máa ṣe. Ẹ̀hn, ó dá kí èyàn máa ṣe iṣẹ́, iṣẹ́ dá kí èyàn máa ṣe iṣẹ́, kí èyàn máa ṣe iṣẹ́, ó dá kí eyaj ṣe iṣẹ́. Ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo ǹkan. Tó bá ti di pé kò sí ìsinmi iṣẹ́ irú tí èyàn ń ṣe, ah, ó ti fẹ́ máa di ǹkan mi bá yẹn, ó ti fẹ́ máa di ǹkan mi bá yẹn, kí èyàn má sinmi lẹ́ẹ̀kan kan. Because tí èyàn bá sọ pé, ah, owó, owó, owó, owó, ah, iṣẹ́ kọ́ ló mú èyàn là, kò ń ṣe iṣẹ́ ló mú èyàn là, kò ń ṣe iṣẹ́, iṣẹ́ kọ́ ló mú èyàn là. Àwọn ǹkan mìí wa tó ṣe pé ó ju owó lọ, òun ni àlàáfíà. Tí àlàáfíà bá ti lọ, èyàn tí di, ìṣe bá wo ni èyàn ṣe fẹ́ ṣiṣẹ́. So its better kí èyàn máa manage àláfíà èyàn, torí pé tí ó bá sí àláfíàa ahh ǹkan máa dé o ǹkan máa ṣe èyàn, èyàn gbọdọ̀ máa ṣe díẹ̀ díẹ̀, kí èyàn má ae díẹ̀ díẹ̀. Kò ń wá ṣe pé ojoojúmọ́ iṣẹ́, iṣẹ́ kò ní wà ní ìsinmi, kò ní ní ǹnkan kan. Rárá rárá rárá. Kò dá kí èyàn máa ṣe bẹ́ẹ̀.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Àkọ́kọ́ náà èso dá lára. Èso tí mo máa fẹ́ràn kí máa jẹ ju ni dàbídùn àti ọsàn. Nítorí pé àwọn èso yìí wọ́n dá lára púpọ̀ gan. Wọ́n máa ń gẹ́gẹ́ bí dàbídùn nísìnyí, wọn máa ń ṣiṣẹ́ fún ọpọlọ. Gẹ́ àti ọsàn, wọn máa ń ṣiṣẹ́ fún láti máa bá àwọn aràn tí ó da máa, ko máa bájà nínú ara. Èso, èso pọ̀ gan. Èso ó pọ̀ tí ènìyàn ò tiẹ̀ lé ṣàlàyé. A ti máa ń fi èso ṣe oríṣiríṣi àwọn nǹkan bí àwọn nǹkan mímu bí juice. A ti máa ń fi èso, a ti máa ń fi ṣe oríṣiríṣi. Kódà gan wọn máa ń fi sínu oúnjẹ. Èso tẹ ń rí yẹn dè ní, èso tẹ ń rí yẹn dè ní ó tún máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwòsàn fún Yàn. Tí yàn bá jẹ́ ẹni tó máa ń jẹ èso ní gbogbo ìgbà, òun, à-àisàn ni máa tètè máa ṣe ẹ́niyẹn. Àisàn ni máa tètè máa ṣe ẹ́niyen. A sì jẹ́ kí ara máa dán ká ara máa fresh táa máa ra ṣẹ́kù. Gbogbo ohun kan t'ọlọrun dá ó ní ìwúlò tiẹ̀. Èso dá, èso dá. Tí a bá máa wo iṣẹ́ Ọlọ́run, Ọlọ́run ń dá èso láì ṣe wípé àwọn èèyàn ló fi ṣúgà sí i. Ọlọ́run ló dá bẹ́ẹ̀ tí ó fi dùn. Ko i se pe kini Ẹ̀ bẹ́ẹ̀ ni, èso pọ̀. Aimoye èso tí ó ṣe wípé eyan ò lè ká tán. Àwọn èso mìí wa tó ṣe pé wọ́n ń wù nílẹ̀ kan wọ́n wù ní ibòmíì. Bẹ́ẹ̀ ni àwọn èso kan tó ṣe pé wọ́n ń wù níbi kan wọ́n wù ní ibòmíì. Oun naa ni pe eyi ti o ba si ni ibi bo mii yen, awon ilu yen won a ra wa lowo awon ilu mii, won a ra wa si ilu ibi ti won o ti ni yen. Bẹ́ẹ̀ di, bẹ́ẹ̀ ni. Ó gẹ́gẹ́ bí dàbídùn nísìnyí, kó ń wù lọ́dọ̀ tiwa náà. Sugbọn kò dàbí ti Saudi Arabia. Bẹ́ẹ̀ ni ó happen nísìnyí, ó ń wù níbi bayi na but kò pọ̀ bíi tí, kò pọ̀ bíi tí, kò pọ̀ bíi tí ibi tí ìlú bòmíì. Onikaluku lo ni ebun tire, ilu olukaluku lo ni ebun ti olohun fun nibi eso ni iru Nigeria nísìnyí, ẹ̀, ọ̀lorun ń bu wa lẹ́bun máńgò. Máńgò pọ̀ lọ́dọ̀ wa gan. Máńgò pọ̀, o pọ̀ lọ́dọ̀ wa àti ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ máa ń wù àti pineapple àti watermelon. Gbogbo àwọn nǹkan báyẹn máa ń wù ní Nigeria. Gbogbo ẹ máa ń wù ní Nigeria báyẹn. Bẹ́ẹ̀ ni èso dára gan, ó dá púpọ̀, ó dá púpọ̀, ó dá púpọ̀.

Ah! Tí n o ṣe máa ń pín, báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? À, èmi gẹ́gẹ́ bí ẹni kan, èmi ò kí ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi o. Torí pé èmi mo ṣiṣẹ́ rẹ̀, èmi mo ṣiṣẹ́ rẹ̀, èmi mo sì ṣiṣẹ́ fún un. Bẹ́ẹ̀dẹ́ ni màá gbádùn owó mi, màá gbádùn owó mi dáadáa. Màá gbádùn ọ́ torí pé nígbà tí mo ń ṣiṣẹ́ kò sí ọ̀rẹ́ kankan n bẹ́ẹ̀ nígbà tí mo fi ń ṣiṣẹ́. Ọ̀rẹ́ kankan kò sí nígbà tí mo fi ń ṣiṣẹ́. So èmi ò kí ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Kàkà bẹ́ẹ̀, nínú owó ori iṣẹ́ tí n bá ṣe, màá pín fún àwọn òbí mi, àwọn àbúrò mi àbí àwọn tí wọ́n bá ṣọ mí. Ki i ṣe pé mi ò ní pín fún àwọn ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ki i ṣe pé gbogbo ọ̀rẹ́ náà ni màá máa pín owó fún. Ṣe gbogbo ọ̀rẹ́ ló wà nígbà tí mo ń ṣiṣẹ́ ni? Bẹ́ẹ̀ dẹ́ ni iṣẹ́ tí èèyàn bá ń ṣe kí èèyàn máa fọkọlọ sí i. Kò i ṣe gbogbo owó náà ni èèyàn máa n pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ èèyàn. Kódà gan nígbà mì tí mi o bá ṣiṣẹ́, mi ò ní jẹ́ kí àwọn ọ̀rẹ́ mi mọ̀ pé irú owó báyìí ni èèyàn ní lọ́wọ́. Torí pé àwọn imí wà tó ṣe wi pé tí wọ́n bá ti mọ̀ pé èèyàn ló owó lọ́wọ́, wọn a máa ma tọrọ, wọn a máa tọrọ, wọn a máa tọrọ. Bẹ́ẹ̀ dẹ́ ni tí wọ́n wà lọ́wọ́ wọn, won o ni fẹ́ na wọ́n. Torí bẹ́ẹ̀ kí èèyàn bá ní owó lọ́wọ́, kí èèyàn ṣe bí ẹni tí ó lò ó lọ́wọ́ ni. Kí èèyàn panu, kí èèyàn ṣe bí ẹni tí ò ló owó lọ́wọ́. Torí tí kó bá ṣe bẹ́ẹ̀, ó máa aráaye burú. Bẹ́ẹ̀ dẹ́ ni tí èèyàn bá ṣiṣẹ́, kí eeyan naa gbádùn ara eeyan ni. Torí pé nínú Islam, Islam kọ́ wa wi pé tí èèyàn bá ṣiṣẹ́, ẹni tó ṣiṣẹ́ yẹn gangan ò ní kó kọ́kọ́ gbádùn ara rẹ̀ náà kó tó máa pín owó náà fún àwọn tí ó bá sùnmọ̀ ọ́ bẹ́ẹ̀ ni. Ẹ̀mí gẹ́gẹ́ bí ẹni kan tí mo bá ṣiṣẹ́, màá kọ́kọ́ gbádùn ara mi náà. Màá lọ sí ilé-ounjẹ tó da, màá jẹun, màá mu, màá gbádùn ara mi. Ẹ̀hẹn, màá ṣẹ̀ṣẹ̀ wá ṣe fún àwọn òbí mi, màá ṣe fún àwọn àbúrò mi, màá ṣẹ̀ṣẹ̀ wá ṣe fún àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ taájọ wa. Torí pé kò dáa kí èèyàn máa ṣahun náà o, àhun ò dá o. Torí pé ẹni tó bá n sahun, òun náà á bá ara rẹ̀ ń bẹ́ẹ̀, á bá ara rẹ̀ ń bẹ́ẹ̀, á bá ara rẹ̀ ń bẹ́ẹ̀. Ki i ṣe pé eeyan ò ní ṣe, eeyan máa ń ṣe fún àwọn ọ̀rẹ́. Ṣùgbọ́n kò ṣe pé gbogbo ìgbà náà ni èèyàn máa ń ṣe fún àwọn ọ̀rẹ́. Kí ọ̀rẹ́ náà kó lọ ṣiṣẹ́, kó lọ ṣiṣẹ́, kó mọ́ tó ṣe n rí. Ki i ṣe gbogbo ìgbà náà ni èèyàn máa máa sọ pé, "Ẹ̀hẹn, tí n bá ti wá gba owó osu ó ya o. Jẹ́ ká nawọ́, nawó níbo, nawó nibo." Kí ọ̀rẹ́, ọ̀rẹ́, ọ̀rẹ́ tó bá mọ̀ kó tó ń ṣe, òun náà ṣiṣẹ́ ni, òun náà tẹpamọ́ ṣe, a ṣiṣẹ́, a ṣiṣẹ́ ni. Àti pé ọkùnrin, ọkùnrin kò dára kó ọkùnrin kó máa tọrọ. Islam gan o fara mọ́ pé kí èèyàn máa tọrọ.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò tí ì ní òwò tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. So mi ò tí ì jẹun pẹ̀lú àwọn oníbàárà rí. Ṣùgbọ́n jíjẹ oúnjẹ pẹ̀lú oníbàárà ò da torí pé àwọn kọ́sítọ́mà wọ́n á túbọ̀ máa wá sí ibẹ̀, wọ́n á máa rajà torí pé, ẹ́, ó, ó tún jẹ́ nǹkan tó ṣe pé èèyàn fi ń fa oníbàárà mọ́ra. Bẹ́ẹ̀ ni. Because ẹni tó bá wà tó bá ń tajà, tí ojú ẹ bá ń fàyàn mọ́ra, tó bá ń ṣàwàdà, àwọn èèyàn á máa fẹ́ràn láti wá ra nǹkan ní ọ̀dọ̀ rẹ̀. Jíjẹ oúnjẹ pẹ̀lú oníbàárà ò da, ṣùgbọ́n èmi ò tí ì jẹ papọ̀ pẹ̀lú àwọn oníbàárà torí pé mi ò ní òwò tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni. Ó da kí èèyàn máa jẹ oúnjẹ pẹ̀lú oníbàárà. Ó sì da fún ẹni tí ó bá ń ṣòwò kó máa fa ojú àwọn èèyàn mọ́ra, kó máa ma le jù. Ó da gan. Ó da, ó da kí èèyàn máa ṣe dáadáa fún àwọn oníbàárà rẹ̀. Ó da kí èèyàn máa ṣe dáadáa.

Oṣù, oṣù wo nínú ọdún, oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún gẹ́gẹ́ bí oṣù Mùsùlùmí, mo fẹ́ràn oṣù Ramadan, mo sì fẹ́ràn oṣù Zulhijjah àti oṣù Sha'ban. Àwọn oṣù yìí, àwọn oṣù tó dáa ni àwọn oṣù tó ṣe wí pé Ọlọ́hun ọba, ó máa ń ṣe dáadáa fún àwọn ẹrú rẹ̀. Ó máa ń yọ, ó máa ń bá yàn fọ ẹ̀ṣẹ̀ mọ́, ó máa ń bá yàn yọ ẹ̀ṣẹ̀ kù ò lọ́rùn èèyàn. Pa-pa-pe-pàápàá jùlọ nínú oṣù Ramadan yẹn, Ọlọ́run máa ń bọ́ okùn iná, kúrò ní ọrùn ẹrú rẹ̀, Ọlọ́run máa ń bọ́ okùn, okùn iná. Bẹ́ẹ̀ dẹ́ ni nínú oṣù Zulhijjah, àkọ́kọ́ mẹ́wàá nínú oṣù Zulhijjah, ó dáa gan-an torí pé Ọlọ́run máa ń forí jìnyàn. Ọlọ́run ọba, ó tún máa ń ṣe dáadáa fún yàn, ó máa ń ṣe dáadáa fún yàn, ó máa ń bá'yàn yí kádàrá èèyàn padà sí dáadáa. Nínúu, nínú oṣù Ramadan, eh, ìgbẹ́yìn mẹ́ra, ìgbẹ́yìn mẹ́wàá rẹ̀, Ọlọ́hun ọba máa ń ṣe dáadáa fún àwọn ẹrú rẹ̀, ó máa ń yí kádàrá padà. Eh, àdúrá dẹ̀ máa ń gbà níbẹ̀. Àwọn oṣù yìí, àwọn oṣù tó alápọ́nlé ni, àwọn oṣù tó dáa, oṣù tó, oṣù tó dáa ni, àwọn oṣù tó dáa ni. Tó jẹ́ pé tí èèyàn bá bẹ Ọlọ́run ńbẹ̀, àdúrà máa gba, àdúrà máa gba dáadáa.

Kí ni o máa ń mu? Kí ni o máa ń mu, máa ń mu o rẹ́rìn? À, nǹkan tó máa ń mú mi rẹ́rìn, àkọ́kọ́ ń bẹ owó ò máa jẹ́ kí n rẹ́rìn, owó máa jẹ́ kí n rẹ́rìn. Áti pé bi mo se fẹ́ràn kí n máa wà pẹ̀lú àwọn èèyàn tó ṣe wipe wọ́n ní làákàyè. Àwọn èèyàn tó ṣe yí pé wọ́n gbọ́n ọpọlọ wọn pé kó n ṣe pé àwọn èèyàn tó ṣe pé won a kàn máa múnu bíyàn. Mo sì fẹ́ràn kí n wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó máa máa bá mi sọ̀rọ̀. Ẹni tó máa máa bá mi sọ̀rọ̀ isiti ẹni tó máa jẹ́ kí màá rántí, tó máa máa rántí àwọn nǹkan tí ó da, iru àwọn nǹkan báyen máa dùn mọ́ mi. Mo sì, àwọn nǹkan tó máa ń jẹ́ kí n rẹ́rìn tó máa ń múnù dun, oúnjẹ torí pé mo fẹ́ràn oúnjẹ, mo fẹ́ràn oúnjẹ púpọ̀. Oúnjẹ, mo fẹ́ràn kí máa jẹun. So, tí bá rí oúnjẹ, mo máa ń rẹ́rìn, màá rẹ́rìn dáadáa, màá rẹ́rìn. Bẹ́ẹ̀dẹ̀ ni àwọn nǹkan tó tún máa jẹ́ pé rẹ́rìn, pàápàá jùlọ, tí bá rí obìnrin tí mo ní ìfẹ́ sí, obìnrin tó dára, tí bá ń wojú rẹ̀, inú mi, inú mi a máa dùn. Mo sì ní ìfẹ́ kí n máa, kí n máa gbọ́ Alqur'an. Alqur'an, tí bá ń gbọ́ Alqur'an, inú mi tún máa ń dùn, inú mi máa ń dùn, inú mi máa ń dùn tí bá ń gbọ́ Alqur'an. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan tó-- oríṣi ọ̀pọ̀lọpọ̀ ló ní nǹkan tó máa n jẹ́ kó rẹ́rìn. Ṣùgbọ́n àwọn nǹkan tó máa jẹ́ kí èmi rẹ́rìn oun ni èmi ti sọ yẹn. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan tó, àwọn nǹkan tó máa jẹ́ kí èmi rẹ́rìn ni ìyẹn. Àwọn mìí wa tó ṣe wipé tí wọ́n bá fẹ́ rẹ́rìn, ó di ìgbà tí wọ́n bá tó rí nǹkan tí wọ́n bá fẹ́ lọ́dọ̀ èèyàn ni. Bẹ́ẹ̀ náà ìgbà yẹni ló máa tó rẹ́rìn. But emi, àwọn nǹkan kan wà tó ṣe pé ó máa ń jẹ́ kí èmi rẹ́rìn. Bóyá tí eeyan ba ń ṣàwàdà àbí o ń ṣe àwọn nǹkan ṣá, àwọn nǹkan báyen máa tún jẹ́ kí n rẹ́rìn.

Ṣé o mọ bi a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Àkọ́kọ́ ná, èmi ò ní mọ́tò. Mi ò ní mọ́tò. Ṣùgbọ́n mo ti rí ibi tí wón ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Bẹ́ẹ̀ni, tí wọ́n bá ti fẹ́ dé ibi tí wọ́n ti fẹ́ dá ọkọ̀ dúró níbi ìdojúkojú yẹn, wọ́n á ra tẹ mọ́tò yẹn díẹ̀. Wọ́n á tún wá lọ sẹ́yìn láti lè pá-- láti lè fi dá mọ́tò náà dúró sí ibi tí wọ́n ẹ kí wọ́n gbé sí. Bẹ́ẹ̀ni, ẹni tí ò mọ mọ́tò wà kò lè dá mọ́-- kò lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ó búúlọ̀ jẹ́ ẹni tó mọ ọkọ̀ wà dáadáa ni. Bẹ́ẹ̀ni, èmi ò ní mọ́tò rí o, ṣùgbọ́n bàá mi àti ìyá mi wọ́n ní, wọ́n ní ọkọ̀, wọ́n ní ọkọ̀. So, ẹ́hń, mo ti, ẹ́ń, bàá mi, mo ti rí wọn níbi tí wọ́n ti ń dá ọkọ̀ dúró níbi ìdojúkojú. Bẹ́ẹ̀ni, mo ti rí wọn rí. Bẹ́ẹ̀ni, ó di se mo dẹ̀ ti rí àwọn mìn na rí tí wọ́n ti ń dá ọkọ̀ dúró níbi ìdojúkojú. Mo ti rí àwọn èèyàn bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀. So, ẹni tí ò mọ mọ́tò wà kò lè, ẹni tí ò mọ mọ́tò wà kò lè, kò lè mọ tí wọ́n ṣe ń ṣe. Bẹ́ẹ̀ ni, kò lè mọ tí wọ́n ṣe ń ṣe tí wọ́n ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ógbudọ jẹ́ ẹni tó mọ mọ́tò wà dáadáa. Ẹni tí ò bá mọ mọ́tò wà ò lè ṣe ẹ́. Ẹni tí ò bá mọ mọ́tò wà ò lè ṣe é. So, bẹ́ẹ̀ ni, ẹni tí ó bá mọ mọ́tò wà dáadáa, ógbudọ ógbudọ mọ́ọ ṣe, ógbudọ mọ́ọ ṣe dáadáa. Ó búúlọ̀ mọ́ọ ṣe dáadáa.

Ìgbà méló ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ó ní, ó ní ṣe pẹ̀lú nígbà tí, tó bá, tèbí bá ṣe ń pa mí. Èmi, ní sìí, èmi ò tí è mọ ìgbà tí ìye àgọ́ tó ye kí ń jẹun, mo sá mọ̀ pé tèbí bá ti pa mí báyìí, èmi a máa jẹun lọ́ nìí, èmi a máa jẹun lọ́ nìí. Ẹ̀ ń bẹ́ẹ̀ dẹ́ ni àwọn ẹlòmíì tí wọ́n bá ti jẹ oúnjẹ díẹ̀ báyìí inú wọn ti kun ni. Èmi ò dè ni, ìgbà mí wà tó se pé mó lè je ounje osàn. Láàgò mẹ́rin mo le jó jẹ, mo lè má jọ̀ je ó sán gan. Ó yẹ pé o máa dá lẹ́ ti tó tún jẹun. So, moòdi ni kò ní gbà yìí báyìí ni. Ìgbà mí wà tó ṣe pé oúnjẹ àárọ̀ ọ̀sán ni máa jẹ, oúnjẹ ọ̀sán ìrọ̀lẹ́ ni màá jẹ. Ẹ pé gbogbo ẹ̀ tó ṣe máa jẹ níyẹn. So tó bá, tó ṣe jẹ́ ní yen, àwọn mi wà tó ṣe pé oúnjẹ wọn kò lọ títí, oúnjẹ wọn ò lọ títí. So, o ṣe ẹ rí níyẹn. Àwọn mi dè wà tó ṣe pé àti oúnjẹ àárọ̀ àti oúnjẹ ọ̀sán gbogbo ẹ ni wọn máa ń jẹ papọ̀. Wọ́n sì ń, oúnjẹ o máa ń wù wọ́n jẹ gan.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ rẹ? Ohun tó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ wọn ni kọ̀npútà. Torí pé kò sí ilé iṣẹ́ kan nísìnyí tí kí wọ́n ò nílò kọ̀mpútà. Gbogbo ilé iṣẹ́ ni ayé ti di ayé, ẹ́, dígítà. Kò ṣe ayé ìgbà kan tí àwọn bàbá wa tó máa ń ṣe manual. Kò sí kíní, gbogbo nnkan tí àwọn èèyàn bá fẹ́ ṣe níbi iṣẹ́ nísìnyí, wọn máa ń fi sórí, pamọ́ sórí kọ̀mpútà ni. Tí wọ́n bá ti nílò rẹ̀, wọ́n á lọ sórí kọ̀mpútà, wọ́n á dẹ ní ṣe pẹ̀lú àwọn nnkan tí wọ́n bá fẹ́ ṣe lórí ẹ̀. So kọ̀mpútà ṣe pàtàkì nínà. Ẹlẹ́ẹ̀kejì, a tún nílò àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n. Àwọn yẹn náà tún ṣe pàtàkì jù lọ. Wọ́n tún ṣe pàtàkì. Torí pé tí kọ̀mpútà bá wà, tí ò ṣẹ́ni tó ní ọ̀polọ̀ láti lè mọ nílò rẹ̀. Bí bàí pé kò sí kankaná nìyàn. Beeni.

Ṣé o ní ọgbà? Ẹ́n, ó tu ní ṣe pẹ̀lú rúru ilẹ̀ tí yan ba rà ti yan ba fe kọ́lé. Àwọn mí wà to ṣe yí pé tí wọ́n bá ràlé, kò ní sí ààyè fún won mọ gan. Àwọn mi gan, ibi tí àwọn mi gan tó tún ṣe dé, kò ní sí ààyè fún wọn láti kọ́ tọ́lẹ́tì lẹ́yìn ibi tí wọ́n kàn máa kọ́ ilé sí. So, só tí ẹniyan bá fẹ́ ní ọgbà dáadáa, èèyàn lè ra bóyá bí one plot, two plot. Bẹ́ẹ̀dẹ́ ni, ẹni tó bá fẹ́ ní ọgbà ní àyíká ilé rẹ̀, ó bu, òun náà gbodò fi ètò sí. "Ok, ibi báyìí ni mo fẹ́ kọ́ ilé mi sí o. Ibi tó kú yí o. Mo fẹ́, mo fẹ́ jẹ́ kí ààyè wà níbẹ̀ bóyá tí mo bá fẹ́ nọ́jú níta." Bẹ́ẹ̀dẹ́ ni ẹni tí, tí eniyan bá fẹ́ kọ́lé, tí ó bá ti fi ètò sí, tí ó, tí ó ronú pé okay tó ṣe fẹ́ nì. Irú ẹni bẹ́ẹ̀ a padà máa ká bá mọ̀ ń pé "àáàh kílódé tí mo wà fi ṣẹ èlèyí. Òun ni pé tí ẹniyan bá fẹ́ kọ́lé, eniyan gbodo fi ètò sí, ìyẹn ó gbodo máa ronú nǹkan tí eyan fè ṣe. "Okay, ibi tí parking mi, ibi tí, ẹ́ n, parking mi fẹ́ wà ní o. Ibi tí tọ́lẹ́tì mi fẹ́ wà ní o. Ibi tí àwọn ọmọ tí màá máa ṣeré ni o." Báyìí eniyan gbodo ṣètò rẹ̀ kalẹ̀ kí eniyan tó bẹ̀rẹ̀ ilé kí kọ́. So, ẹni tó bá fẹ́ ní ògbà, ó gbodo, òun náà gbodo fi ètò sí.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? À, á yàtọ̀ sí ra wa o. Ẹlòmíì wa tó ṣe yí pé o lè ṣiṣẹ́ látàárọ̀ dé ilẹ̀ ẹṣù, ẹlòmíì lágbára bẹ́ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, tí ìyẹn ò bá ní agbára, tí ìyẹn ò bá ní àlàáfíà, ìyẹn òún búdọ̀ máa mọ tí ìyẹn ṣe máa lò ni. Torí pé àlàáfíà tí ẹ̀ ń rí yẹn kò yẹ kí ìyẹn ó máa lò ni lo kù lò tí ìyẹn bá lá àlàáfíà. Torí pé, ẹn, tí ìyẹn ò bá lọ àlàáfíà, ìyẹn ni lò kù lò, tó bá padà ya, ìyẹn á kaba dà kaba mọ́ torí pé ara ló ń fàbò ṣi. Ara ló ń fàbò ṣe. Ara ló ń fàbò ṣi. So wákàtí tí ìyẹn òún búlọ̀ máa fi ṣiṣẹ́, òún, ó wá pọ̀ ju oye kí eyan máa lọ bíi wákàtí mẹ́rin. Kò ṣe pé, kò hún ṣe pé gbogbo wákàtí ni oye kí eyan máa fi ṣiṣẹ́. Kò hún ṣe gbogbo wákàtí ni ẹyẹ kí eyan máa fi ṣiṣẹ́. Kò hún ṣe gbogbo wákàtí.

Nígbà wo ni o kẹ́yìn lọ síbi orin? À, èmi gẹ́gẹ́ bí Muslim, èmi ò lọ síbi tí wọ́n ti ń kọrin o. Torí pé nínú Islam, orin haram ni, haram ni orin. Èmi ò rò mí ọ lọ síbi tí wọ́n ti ń kọrin. Lótọ́, haram wọ́n mí tó ṣe yí pé wọ́n kúndùn orin gan. Tí wọ́n bá ti gbọ́ orin fún ọjọ́ kan, mo ní gbádùn. Kódà àtúnrá tó ṣe yí pé nínú àwọn student, gbígbọ́ orin rẹ̀ ló máa ń jẹ́ kí ọpọlọ ẹ̀kú tún ṣáná síi. Tí o bá gbọ́ orin, ara rọ oníbalẹ̀. Ọ̀, gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo, orin gbígbọ́ kò da àti orin Mùsùlùmí ò àti orin hip hop kò, èyí orin kọrin tí o bá jẹ́ kò da. Pápá jùlọ kó ṣe pé a lè kọ orin, bọ̀ orin tó bá ti nílò àwọn ìlù gbogbo nǹkan báyìí kò da. Bẹ́ẹ̀dẹ́ ni tí yán bà fẹ́ kọ orin, kó dà kó máa ní, kó má ní ìlù nínú. Iyọ̀bùdọ̀ máa ṣọ́ àwọn ọ̀rọ̀ tí o máa ń sọ, tí ó ń ṣe pé àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá, àwọn ọ̀rọ̀ tó ṣe yí pé ó lòdì sí òfin Ọlọ́run. Gẹ́gẹ́ bí kí o máa kọ orin fún obìnrin, kí o máa dárúkọ àwọn nǹkan tí ò da, bẹ́ẹ̀ni àwọn nǹkan báyìí.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n máa ń gbìyànjú, àwọn ẹni tí wọ́n jẹ́ olódodo, àwọn ẹni tó ṣe pé wọ́n máa ń ṣiṣẹ́ dáadáa, wọ́n lòótọ́, àwọn tí ó kì í ṣọlẹ. Iru àwọn èèyàn báyìí ni, òun lo yẹ kí iyàn máa yàn ni alábàáṣiṣẹ́ pọ̀, torí pé kí ni àǹfààní, kí ni àǹfààní ẹni tí ìyàn bá ṣiṣẹ́ tí ò fẹ́ ṣiṣẹ́ kankan. Iru àwọn èèyàn bẹ́ẹ̀, kò yẹ kí iyán máa bá wọn ṣiṣẹ́ rárá ni. So ẹni tó bù lọ jẹ́ alábàáṣiṣẹ́ pọ̀ ìyàn, ó bù lọ jẹ́ ẹni tó ṣe yí pé ó bù lọ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ tó ń gbìyànjú dáadáa, tó ń gbìyànjú dáadáa ni. So irú àwọn èyàn ló yẹ kí iyán máa bá ṣiṣẹ́ nìyen. Tó ye kí iyàn máa bá ṣiṣẹ́ nìyen, àwọn èèyàn gidi, àwọn tó ṣe pé wọ́n lòótọ́, wọ́n lòótọ́ gidi, àwọn tó lòótọ́.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wá rajà ní ọwọ́ mi, àti pé èmi tí ẹ̀ n wo yìí, mi ò tí ì ní olùbárà kankan tó pé mi ò ní òwò tí mò ń ṣe, mi ò ní òwò kankan tí mò ń ṣe báyìí, eh, tí màá fi ní àwọn oníbàárà tó máa rajà lọ́wọ́ mi. Ṣùgbọ́n ó dá kí yan máa bẹẹrẹ àwọn oníbàárà tuntun tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wá rajà lọ́wọ́ èèyàn, kí o máa fi máa fa ojú wọn mọ́ra. Nítorí pé tí yan o bá, tí yan ò bá fa ojú wọn mọ́ra, kò ní sí ẹni, èèyàn ọ má màá padà nù àwọn oníbàárà tuntun ni. Ó dá kí yan máa fa àwọn oníbàárà tuntun mọ́ra, kí èèyàn máa pè wọ́n ní òrè kóòrè, kí èèyàn máa pè wọ́n ó dá, ó dá kí èèyàn máa pe àwọn oníbàárà, ó dá kí o máa pè wọ́n, àwọn oníbàárà tuntun.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? À, èmi ò kí ń rọrùn tí, mo ò kí ń rọrùn nígbà tí mo bá ń sùn. Èmi ò kí ń rọrùn, mi ò kí ń ṣe ẹnìkan tó máa ń rọrin nígbà tí mo bá ń sùn. Àti pé àwọn tí wọ́n máa ń rọrùn nígbà tí wọ́n bá ń sùn, òun ni àwọn tó ṣe yí pé tí wọ́n bá ti ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ tó bá ti rẹ̀ wọ́n, wọ́n ni, wọ́n ni, wọ́n ni wọ́n máa ń rọrùn. Àwọn tí wọ́n dẹ̀ bá ń rọrùn dẹ̀ ni, à, ó ṣe ni láánú fún wọn. Níṣe ni àwọn tó bá sùn lẹ́gbẹ̀ẹ́ wọn ni wọ́n máa ń kórìíra wọn ni wọ́n, wọ́n ò ní fẹ́ sùn lẹ́gbẹ̀ẹ́ wọn. Ohun because, a, ẹ, ìrọ́rùn wọn, wọ́n máa ń disturbu, wọ́n máa ń dààmú ẹni tó sùn sẹ́gbẹ̀ẹ́ wọn ni. Bẹ́ẹ̀ ni, èmi ò kí ń rọrùn, mi ò ṣe ẹnìkan tó máa ń rọrùn, mi ò kí ń rọrùn. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń rọrùn ni, à, oóó ṣe díẹ̀. Àwọn, àwọn tí wọ́n bá ń sùn lẹ́gbẹ̀ẹ́ wọn, à, wọ́n ń kú àforítì.

Ṣé o fẹ́ràn jíjó? Àì, ẹ́mi ò fẹ́ràn kí máa jó o. Torí pé Mùsùlùmí ni èmi, èmi ò fẹ́ràn kí máa jó. Mi, kí ni, kí ló dé bá mi tí màá fi máa jó, kí ló dé? Àti pé àwọn, àwọn ẹni tí wọ́n máa ń jó tà, ẹ̀, ẹ́ nínú Islam kò dá, àwọn náà ń takò ká máa jó, ká máa, ká máa jó sórin àbí kíni? Kí láà ń jó fún? Kí ló ń dùn mọ́ wa nínú tí à ń jó? Kí náà ń jó fún? Kí náà ń jó fún? Ẹ̀, eeyàn o kan gbọ̀do máa jó, hmm rárá, eeyan o gbọ̀do máa sọ, kí eeyan kọ máa ma jó anyhow, kò dá kí eeyan kọ máa jó anyhow. Rárá, kò dá kí eeyan ko máa jó, kí eeyan kọ máa jóóò, kí láì ṣe kí ló dé, kí ló fẹ́ fà? Because tí ẹ̀nìyàn bá ń jó láì nídìí, àwọn eeyan kọ máa ma wo pé àbí ènìyàn ti ya wèrè ni àbí kí ló ṣe leyi. So torí bẹ́ẹ̀ èmi, èmi ò ń, mi ò ń, mi ò ń ṣe, mo máa ń se nkan bẹ́ẹ̀yen,.boya ká máa jó, mi ò ń jó nítòní.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà? Tí mo ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà ni pé wọ́n máa ń báyan rajà ni, wọ́n máa ń báyan rajà. Àwọn oníbàárà sì pín soná méjì. Oníbàárà tó ti pẹ́, tí ó ti ń báyan rajà tipẹ́tipẹ́ àti oníbàárà tuntun tó ti ń ba-- tó ṣẹ̀ṣẹ̀ ń báyan rajà. So tí èèyàn ṣe máa ṣe sí oníbàárà tó ti ń pẹ́, tó ti ń rajà lọ́wọ́ èèyàn, ó máa yàtọ̀ sí tí èèyàn ṣe ń ṣe pẹ̀lú oníbàárà tuntun. Bẹ́ẹ̀ni, oní-oníbàárà tuntun ó yẹ kí èèyàn ṣe wọ́n dáadáa, kí èèyàn fojú wọ́n mọ́ra torí pé oníbàárà tuntun nìyẹn. Kí èèyàn tún fojú mọ́ akọ́ba lè máa rajà lọ́wọ́ èèyàn dáadáa. Àwọn oníbàárà tó ti pẹ́, ìyẹn náà tún ó máa ṣe dáadáa sí wọ́n náà, ṣùgbọ́n ìyẹn kò ní dàbí ẹni tí èèyàn ṣẹ̀ṣẹ̀ ń rí. Bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe dáadáa sí wọn.

Ṣé o fẹ́ràn lọ sí etí òkun? Ẹn, etí òkun, òun ni ibi tí àwọn èèyàn máa ń péjọ lọ sí tí wọ́n máa ti lọ ń wẹ̀. Ṣùgbọ́n ìdí tí èmi ò fi fẹ́ràn láti máa lọ sí etí ò- etí o òkun ni pé oríṣiríṣi àwọn nǹkan tí èmi ò faramọ́ ló wà níbẹ̀ bí gẹ́gẹ́ bí ká máa bọ́ra wá sí wowò àti àwọn obìnrin kan máa wà pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ọkùnrin. Ìdí tí èmi ò n fẹ́ lọ bẹ̀ ni yẹn. Ko pẹ, ko tii pẹ náà ki àwọn àbúrò mi àti àwọn ẹbi mi tí wọn lọ sí etí okun, emi o tẹle wọn lọ o to ri pe emi o nifẹ si, emi o nifẹ nkán ti mi o dẹ fi nifẹ si ní pe oríṣiríṣi àwọn nkan ti wan ba n ṣe n bẹ emi o, ko b'emi lára mu. Nítorí rẹ̀ ni mi ò fi lọ. Óun náà mi ò fi tẹ̀lé wọ́n.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Nígbà tí ọjà tuntun máa jáde, ẹni tó ń lọjà ló máa mọ̀, ẹni tó ń tajà ló máa mọ̀. Nígbà tí ọjà tuntun dẹ̀ máa jáde, ó níí ṣe pẹ̀lú irú ọjà wo ni ẹni tí ó fẹ́ máa tajà tún fẹ́ máa ta fún àwọn customer. Ó lè ṣeéṣe pé bóyá àwọn oníbàárà rẹ̀, wọ́n ń bèèrè àwọn ọjà tuntun, wọ́n ń bèèrè àwọn ọjà mí wọ́n ò fẹ́ irú ọjà kan tí wọ́n rà yẹn, wọ́n fẹ́ àwọn irú àwọn ọjà mí nǹkan tó lè fa tí ọjà tuntun máa tún fi jáde nìyẹn. Só torí bẹ́ẹ̀ tí ọjà tuntun bá máa jáde, bóyá ilé iṣẹ́ ibi tí wọ́n ti ń ṣe ọjà náà wọ́n fẹ́ máa ṣàwọn oríṣi nǹkan mì tẹ́lẹ̀ pé ó tún máa jọju tí àwọn oníbàárà tún máa like.

Ṣé o máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa, mo ti ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì rí, mo ti ra bàtà rí. Mo dẹ̀ ti ra, mo ti ra, mo ti ra àwọn nǹkan mi lórí íńtánẹ́ẹ̀tì, mo ti ra bí i oyin àti bí i, bí i àwọn nǹkan ìwòsàn lórí íńtánẹ́ẹ̀tì náà. Ṣùgbọ́n àwọn nǹkan rírà nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, óòó, ó yẹ kí yàn farabalẹ̀, kí yàn dẹ̀ ṣọ́ra torí pé àwọn tí wọ́n ń tajà lórí íńtánẹ́ẹ̀tì, ọ̀pọ̀lọpọ̀ wọ́n àwọn oníjìbìtì ni. Tí yàn dẹ̀ bá ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, nǹkan mi ni wọ́n máa ń gbé wá fún yàn, nǹkan tí yàn fẹ́ kọ́ ni wọ́n máa ń gbé wá. Àwọn nǹkan mi ni wọ́n máa ń gbé wá fún yàn tí yàn bá rajà lórí íńtánẹ́ẹ̀tì. So torí ìdí, òun ló fa káwọn mi tó fi kórìíra ká máa rajà lórí íńtánẹ́ẹ̀tì.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Àh. Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn oúnjẹ tó ní ata o. Mo fẹ́ràn oúnjẹ tó ní ata ṣùgbọ́n ata tó wà nínú oúnjẹ náà kò ní pọ̀. Torí pé, jíje kí ata kó pọ̀jù níbi oúnjẹ kìí jẹ́ kí èèyàn gbádùn oúnjẹ náà. Àpọ̀jù kan nínú oúnjẹ, àpọ̀jù ata nínú oúnjẹ kò da. So ìwọ̀nba, ìwọ̀nba ni kí ata kó wà níbi oúnjẹ tí màá jẹ. Torí pé táta bá ti pọ̀jù níbi oúnjẹ, á máa dani láàmú. À n kò ní, á máa dani láàmú. A máa dani láàmú, kò ní jẹ́ kí èèyàn gbádùn oúnjẹ yẹn dáadáa. So torí bẹ́ẹ̀, níwọ̀ntúwọ̀nsì ni èèyàn máa fi ata sínú oúnjẹ kí èèyàn bá lè gbádùn rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ata dà ṣùgbọ́n ìwọ̀ntúwọ̀nsì ni.

Kí ni àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Lápèjúwe, níbi tí mo tí ṣiṣẹ́ rí ní Chicken Republic, à, àwọn nǹkan tí mo dojúkọ ó pọ̀. Lálákọ̀ọ́kọ́, wón gbà mí gẹ́gẹ́ bíi customer assistant, àwọn ni tí wón ń ran oníbàárà lọ́wọ́. Nǹkan tí wón gbà mí fún ni yẹn, ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní kẹ́ẹ́lẹ́, ni wón ń gbé àwọn iṣẹ́ mím, àwọn iṣẹ́ mìíràn fún mi tí mi ò fẹ́, tí mo sì kọ̀ọ́ tó sì fẹ́ fa ìjà láàárín manager Chicken Republic àti èmi. Tó fẹ́ fi, ìjà fẹ́ ṣẹlẹ̀ láàárín wa. Nǹkan, nítorí pé, nǹkan tí wón gbà mí fún, wón ní, wón gbà mí fún pé kí máa ran àwọn oníbàárà lọ́wọ́ tí wọ́n bá ra oúnjẹ bẹ̀, bóyá kí ni wọ́n fẹ́ o àbí wọ́n nílò kankan, máa bá wọn mu. Nǹkan tí wọ́n gbà mí fún ni yẹn.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitiwẹẹrì, sọfitiwẹẹrì ẹ? É, mo máa, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ nígbà tí o bá ti gbó. Idi ti mo máa fi ń ṣe ni pé kí àwọn oníjìbìtì kí wọ́n bá, kí, kí wọ́n ba lè máa rí orí fóònù mi wọ́n. Nítorí pé àwọn oníjìbìtì wà tí eeyan o bá ti ṣe ìmú, ìmúdójúìwọ̀n rẹ̀, àwọn nǹkan tí ó dáa ṣe fóònù bíi àwọn antivirus àbi àwọn virus, a ko virus. So eeyan need láti máa update ẹ̀ dáadáa. Eeyan need láti máa update, láti máa update fóònù náà dáadáa kí eeyan máa ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ dáadáa, kí eeyan máa update ẹ̀. Tí eeyan bá ṣe update ẹ̀, àwọn software náà á máa ṣiṣẹ, á máa ṣiṣẹ́ dáadáa, fóònù á máa ṣiṣẹ́ dáadáa. Á máa ṣiṣẹ́ dáadáa tó yẹ kó ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni, ó dáa kí eeyan máa ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ dáadáa.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Tí mo ṣe máa ń jí ní òwúrọ̀, àkọ́kọ́ ná, tí mo bá jí ní òwúrọ̀, màá kọ́kọ́ ṣe àdúà sí Ọlọ́run, màá kọ́kọ́ ṣe àdúà, màá bẹ Ọlọ́run, màá bẹ Ọlọ́run. Torí pé nínú Islam, ànọ́bì kọ́ wa ní pé tí a bá jí, ká máa dúpẹ́ fún Ọlọ́run ní pé ó ti t'àwa jí ní ayọ̀ àti àlááfíà tí ò tí pa wa. Torí pé nígbà tí a sùn, a ti kú, ó lè wù Ọlọ́run kó máa ji wa mọ́, ó dẹ̀ le wù Ọlọ́run kó jí wa. So torí bẹ́ẹ̀ ànọ́bì kọ́ wa ní pé tí a bá jí ní àárọ̀, ká dúpẹ́ fún Ọlọ́run, ká dúpẹ́ fún Ọlọ́run. "Alhamdulillah allezi, Alhamdulillah allezi ayaana ba'ada ma a ma n taana wa ile yin n'ṣúrù". Ó ní, ó ní ká máa dúpẹ́ bẹ́ẹ̀, ká máa dúpẹ́ bẹ́ẹ̀. Ànọ́bì ló sọ bẹ́ẹ̀ pé ká máa dúpẹ́ bẹ́ẹ̀.

Ṣé o máa ń, ṣe o máa ń sùn ní ọ̀sán? Èmi ò sábà ń sùn lọ́sàn-án torí pé oorun ò kí ń sábà kùn mí ní ọ̀sán, àti pé wákàtí tó yẹ kí èèyàn máa fi sùn ó pọ̀ ju wákàtí méje ni, ní ẹ kí èèyàn máa fi sùn. Tí èèyàn bá ti sùn ju wákàtí méje lọ, ara gan ò ní jí pépé mọ́. Tí èèyàn ò dẹ̀ bá sùn tó wákàtí méje, ara náà á ṣàfẹ́kù rẹ̀, ara á bèèrè fún un. Torí torí bẹ́ẹ̀ kò dá kí èèyàn máa sùn jù, kò sì dá kí èèyàn máa sùn dáadáa. Bẹ́ẹ̀ ni, bọ́ lọ́sàn-án, oorun sábà ń pè mí lọ́sàn-án, kò sábà ń-- oorun sábà kùn mí lọ́sàn-án. Ṣùgbọ́n bọ́ lẹ́ẹ̀kọ̀kan ṣá, oorun máa ń kùn mí, oorun máa ń kùn mí lọ́sàn-án lẹ́ẹ̀kọ̀kan, oorun máa ń kùn mí. Ṣùgbọ́n púpọ̀ jùlọ oorun ò kí ń kùn mí ní ọ̀sán. So torí bẹ́ẹ̀, àwọn kan máa ń sùn lọ́sàn-án, àwọn kan ò dẹ̀ kí ń sùn lọ́sàn-án.

Ṣé o máa ń ṣe àtulò nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò nǹkan torí pé èmi mo ní, èmi mo fọ̀ rà. So, ó yẹ kí màá, màá ṣe àtulò rẹ̀ torí pé èmi mo ní. Kí èèyàn ṣe àtulò nǹkan kò sí kọ́ tó burú bẹ́ẹ̀, kò sí kọ́ tó burú n bẹ́ẹ̀. Èèyàn lè ṣe àtulò nǹkan lókun ìgbà tó ṣe pé èèyàn ò jáalè tí èèyàn fi rà. Èèyàn ni yan ní. Tí èèyàn bá ṣe àtulò rẹ̀ kò sí kọ́ tó burú n bẹ́ẹ̀. Bẹ́ẹ̀dẹ́ ni tí àwọn èèyàn bá fún mi ní nǹkan tí wọ́n ti lò rí, èmi náà máa ṣe àtulò rẹ̀ kò sí kọ́ tó burú bẹ́ẹ̀. Èèyàn náà, eh, eh, lókun ìgbà tó ṣe pé wọ́n fún mi ni ẹni yẹn ti lò, kò dẹ sẹ́ pé ó ti ya àbí iya aṣọ náà ò da. Mo lè, mo lè, mo lè ṣ-- mo lè, èmi náà lè tún lò, mo lè tún lò. Kò sí kọ́ tó burú n bẹ́ẹ̀, kò sí kọ́ tó burú bẹ́ẹ̀ tí èèyàn bá tún nǹkan lò. Kò sí kọ́ tó burú bẹ́ẹ̀. Ó da kí èèyàn máa tún nǹkan lò.

Bẹ́ẹ̀ni, ṣe o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Bẹ́ẹ̀ni, ẹ kí èèyàn máa ṣe tọ́jú àwọn ọjà. Ọ̀yẹ́ kí èèyàn máa ṣe tọ́jú rẹ̀. Torí pé ìtọ́jú ọjà ó da gan. A tún máa jẹ́ kí a tún máa fa àwọn ojú, a tún máa fa àwọn ojú àwọn oníbàárà mọ́ra ni.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi rẹ, màá ń pa àwọn fáìlì mi rẹ pamọ́ dáadáa torí pé ó nílò fún mi, wọ́n nílò fún mi dáadáa. Torí pé tí mo bá tọ́jú àwọn fáìlì mi dáadáa, tó bá sọnù, gẹ́gẹ́ bí èmi student níìsín, àwọn fáìlì mi ó ṣe pàtàkì sí mi torí pé àwọn òṣìṣẹ́ school wa lè bèrè rẹ̀

Ṣé o fẹ́ràn ìrìn àtẹ́gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn àtẹ́gùn. Pàápàá jùlọ tí òórùn bá mú mi, màá lọ síbi tí afẹ́fẹ́ ti ń fẹ́ kí afẹ́fẹ́ kò bá lè fẹ́ sí mi, kí orú kò bá lè lọ. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn àtẹ́gùn.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Bẹ́ẹ̀ni, lápèjúwe níìsín, mo wà ní school, tí n tó tún lọ ilè padà níìsín, ó tún di December. Tí n ba lọ ní december bẹyẹn maa lọ ki daddy mi, maa lọ rí àwọn àbúrò mi, tí mo ti ri tipẹ, a máa sọrọ, a máa rẹrin, a maa ṣawada.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Hmm, èmi gẹ́gẹ́ bí ẹni kan, èmi ò kí ń sábà ṣe eré ìdárayá lọ titi báyẹn. Mi ò sábà ṣe eré ìdárayá lọ titi. Mo kò máa ń ṣe eré nígbà kan mo fẹ́ràn bọ́ọ̀lù gbígbá, bọ̀ ní ìsinmi ò fi ń bẹ́ẹ̀ ṣeré ìdárayá lọ titi.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Lálá kọ́kọ́ èmi ò gun ọkọ̀ akẹ́rù rí, mi ò bá wọn wọ̀ọ́ rí. Bọ̀ àwọn nǹkan moti ri àwọn kan tó máa wọ̀ọ́ rí. Àwọn bí i àwọn tó máa ń bá ọkọ̀ tí wọ́n kó màálù wá láti ilẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ ni, àbí rice, àbí tomato. Wọ́n wà dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Nígbà tí mo kẹ́yìn lọ sí ọjà, mo kò tíi pẹ́, kò tií pẹ́. Àti pé student ni mí, mo máa ń lọ sí ọjà dáadáa. Mo máa ń lọ ní làpéjùwe ìlọrin mo wà. Ọjà kan wà tó wà ní, ọjà kan wà tan ń pé ní ọjà tuntun. Mo máa ń lọ sí ọjà ibẹ́ dáadáa, mo máa n ra potato, àwọn nǹkan mii.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ ni, ó dá kí ọ máa fi ètò sí gbogbo ǹkan tí yan máa n fẹ́ ṣe. Tí yan bá fi ètò sí gbogbo ǹkan tí yan bá fẹ́ ṣe, gbogbo ǹkan náà á lọ dédé. Ẹni tí ó bá wà láyé tí ò fèsì ètò sí àwọn ǹkan tí ó bá ń ṣe, irú ẹni bẹ́ẹ̀, ó ṣe é ṣe kó má ṣe rọrùn síi níbi àwọn ǹkan tí ó bá dáwọ́lé.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Kò ṣe éyí tí mi ò fẹ́ń bẹ. A ti pé jùlọ, èmi ò fẹ́ràn kí n wà níbi tó ṣó kunkun. Mo fẹ́ràn ìmọ́lẹ̀, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìrọ̀lẹ́. Kò ṣe éyí tí mi ò fẹ́ràn bẹ.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí wọ́n bí mi ni òun ni oṣù June. Ọsù June ni wọ́n bími. Bẹ́ẹ̀ ni, ní oṣù kẹfà ni wọ́n bí mi. Bẹ́ẹ̀ ni, wọ́n bí mi ní oṣù June 13, ní 1998. Òun ni wọ́n bí mi.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ṣe ń ṣe dáadáa? Oúnjẹ tí mo mọ̀ ṣe, tí mo mọ̀ ṣe dáadáa, òun ni ìrẹsì tí wọ́n ń pè ní rice. Bẹ́ẹ̀ ni mo mọ̀ ṣe dáadáa. Kódà òun nínú àwọn oúnjẹ tó ṣe pé àwọn èèyàn mọ̀ ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni.

Akókò mélòó ni, akókò mélòó ni ò ń ṣètò agogo ìjì rẹ? Akókò tí mo máa ń ṣe, akókò tí mo máa ń ṣètò agogo ìjì, ìjì mi òun ni four thirty. Nígbà yẹn ni máa dìde, máa ṣe tahajud, máa kírun f'ọ́lọ̀un, máa yan nọfìlà.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Èrò mi iṣẹ́ ọjọ́ iwájú ni mo fẹ́ máa ṣe data analysis. Mo fẹ́ máa bá àwọn èèyàn interprete data ni. Iṣẹ́ tó ń wù mí ṣe nìyẹn.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? É, èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ o. Mo fi bẹ́ẹ̀ fẹ́ràn ìpàdé órí fóònù. Torí pé àkọ́kọ́ ná, ó máa ń ja data mi, ó máa ń ja data mi. So ní torí náà mi ò si fẹ́ ẹ. Àti pé mi ò, árá mi ò fi bẹ́ẹ̀ yá sí ká máa ṣe ìpàdé órí fóònù báyìí.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, èmi ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Màá rí pé oúnjẹ tí mò ń jẹ-- ẹẹ́, nígbà tí mo bá ní jẹun mọ́ ẹlòmíìná lè jẹ, màá rí pé oúnjẹ tí mò ń jẹ kò rí dàkúdà, kò ní rí, kò ní rí bàṣàbàṣà. Gẹ́gẹ́ bí pé ẹlòmíì máa sọ pé "báwo lo ṣe ń jẹ báyìí?" Mi ò jẹ ní máa jẹ ǹwàǹwà.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá è mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé, ní ilé ìdárayá o, mi ò ní ìforúkọsílẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n bá ń ṣe níbẹ́ẹ̀, wọ́n máa ń ṣe ìbàjẹ́. Ìyàwó ilé á lọ bè, á máa lọ tẹ́ra rẹ̀ kalẹ̀, á máa jẹ́ kí àwọn gym instructor k'ón máa fọwó kàán lára, wọ́n sì máa ń ṣẹ́ṣẹ kúse.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Tí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀, òhun ni pé màá rí pé ọkọ̀ náà ó lọ. Màá rí pé ọkọ̀ náà ń lọ. Màá rí pé, màá rí pé ọkọ̀ náà ń lọ tito ṣọdá.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pírótínì? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn nǹkan tó máa ń ṣe ara lóore náà ni ó de máa ń jẹ́ kí ó máa ṣàrà lóore. Ó máa ń jẹ́ kí ara jí pépé dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń mu, màá n mu àwọn ohun mímu tó máa ń ṣara lóore.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àkọ́kọ́ náà, Mùsùlùmí ni èmi. Àṣà tó bá ti tako ẹ̀sìn Islam, èmi ò ní bá wọn fọwọ́ sí. Lóòótọ́ àwọn Yorùbá wọ́n ní àṣà tí wọ́n máa ń ṣe, ṣùgbọ́n àṣà tí ó bá ti tako fiṣẹ́ríà, ẹ́ Islam ò fọwọ́ sí. Àṣà tí ẹbí mi máa ń ṣe, èmi ò ẹbí mi ò láṣà kankan.

Báwo ni o se máa rí nílò àkókò nígbà tí o bá wà nínú ìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń ní sùúrù. Bẹ́ẹ̀ dẹ́ ni àwọn kan ó kì í ní sùúrù, wọ́n máa fẹ́ ń ṣi wajú àwọn tó ti wà lórí ìlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó sì dà.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? É nígbà tí mo bá tẹ dáadáa ni, tí mo bá tẹ dáadáa, so fóònù mi máa ń gbóná. So mo máa ń gbé kalẹ̀ fún gbà kan kó fi tutù, màá, màá, màá dẹ̀ tún bẹ̀rẹ̀ síí n te padà. Gẹ́gẹ́ bíi síléńsì o ni tí mò ń ṣe yìí ní sì, tí mo ṣe ń ṣe fóònù mi ti ń gbóná. So tí n bá ti dé stage kan, màá gbé kalẹ̀.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀, oun ni àwọn aṣọ tó máa bo ara mi dáadáa. Èmi gẹ́gẹ́ bí i Mùsùlùmí nísìí, kò dá kí eeyan máa wọ aṣọ tí ò ní bo gbogbo ara mi, torí pé tí n bá fẹ́ lọ kírun, àwọn ìhòòhò mi á máa hàn. Ibi tí ìhòòhò dé tí, tó ti má, ibi tí ìhòòhò Mùsùlú, ibi tí ìhòòhò ọkùnrin tó ti bẹ̀ nínú Islamú, óun ní tí aṣọ tí ò bá débí dòdò àbí aṣọ tí ò bá kọjá ẹrúkú tí ìtàn, tí ìtàn bá, tó bá hàn, ìhòòhò ni ẹ. So torí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo, èmi máa ń wọṣọ tó máa bo gbogbo ara mi.

Ṣé o ní irùgbọ̀n bẹ́ẹ̀ni mo ní irùgbọ̀n gẹ́gẹ́ bíi mùsùlùmí òdodo kò yẹ kí Mùsùlùmí òdodo kó máa fá irungbọ̀n, gẹ́gẹ́ bí ọkùnrin tó jẹ́ Mùsùlùmí kò yẹ kó máa fá irungbọ̀n. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń dá irungbọ̀n sí mi, o kì í fà kí èèyàn máa dá irungbọ̀n sí gẹ́gẹ́ bí Mùsùlùmí òdodo, ó dáa gan.

Báwo ni o ṣe máa ń ṣe àwọn ímeèlì rẹ? Bẹ́ẹ̀ ni tí mo ṣe máa ń ṣe àwọn ímeèlì mi. Àwọn ímeèlì tí wọ́n ò bá nílò fún mi to je pé wọ́n ò jẹ́ nǹkan kan fún mi, èmi máa ń delete, mo máa ń yo kúrò lórí fóònù mi torí pé wọ́n ò wu lo fún mi. So láti lè jẹ́ kí ààyè tí ó wà lórí fóònù mi kó pọ̀ dáadáa.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ ni, mo ti gun rí dáadáa nígbà tí mo wà n kékeré. Nígbà tí mo wà ní ajégúnlẹ̀, èmi àti ọ̀rẹ́ mi tí wọ́n ń pè ni kọdri, mo ti gun alùpùpù rí dáadáa. Kódà a tún máa ń fi owó wa, a ló máa ń fi rẹ́ǹtì alùpùpù náà. Bẹ́ẹ̀ ni, mo ti gun rí dáadáa tí ò kí ń ṣẹ́ ẹ̀ẹ̀kan tí ò kí ń ṣẹ́méjì.

Èdè wo ni o fẹ́ kọ̀? Èdè tí mo fẹ́ kọ̀ àkọ́kọ́ náà, òun ni English. Èdè Gẹ̀ẹ́sì, ó wù mí kí n mọ̀, kí n mọ̀ dojú à mi, kó, kó dántọ́ lẹ́nu mi. Ó wù mí kí n mọ̀ nípa è dàda, èdè Gẹ̀ẹ́sì.

Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Mi ò ní, ṣùgbọ́n mò ń gbìyànjú láti ra nǹkan torí pé kọ̀m̀pútà ò wúlò gan an, ò wúlò gan an, ò wúlò fún ìyàn ní ilé ìwé, ó sì wúlò ní ayé ta wà sẹ̀ láti fi fi kọ́ àwọn oríṣiríṣi iṣẹ́ yàtọ̀ sí, yàtọ̀ sí ilé ìwé.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bi tí a ti ń gun kẹ̀kẹ́. Táa bá bọ́ sí, sójú títì, àwọn kẹ̀kẹ́ Mọ́rúwá àbí keke alùpùpù. Bẹ́ẹ̀ni, oríṣìíríṣìí kẹ̀kẹ́ ló wà. A ní kẹ̀kẹ́ alùpùpù, a dẹ̀ ní kẹ̀kẹ́ nàpẹ́pù tí ó ní ẹlẹ́sẹ̀ mẹ́ta, ó ní ẹsẹ̀ méjì lẹ́yìn ẹsẹ̀ kan níwájú, bẹ́ẹ̀ni.

Ṣé orí má ń fọ́ o? Rárá o, orí ò kí ń fọ́ èmi o. Nǹkan tó dẹ̀ máa ń fà kí orí, tí orí máa ń fi fọ́yàn o ni tí èèyàn bá ti ṣiṣẹ́ jù, tí iṣẹ́ bá ti pọ̀jù, òun ni orí máa ń fọ́yàn ngba mi. Àwọn omí dè é ni, orí máa ń fọ́ wọn, àìsàn ni, àìsàn tó wà nínú ara wọn. Orí akọ dédé máa ń fọ́ wọn bẹ́ẹ̀ ni.

Kíni o máa ń ṣe kí o tó lọ sùn? Àkọ́kọ́ náà tí tó lọ sùn, màá rí pé mo ṣàdúrà tí tó lọ sùn, torí pé ẹh, àwọn aláburú wọ́n pọ̀ nínú ayé tí wọ́n fẹ́ ṣàbùrù fún yàn. Àná bíi dé kọ́ wa, ó ní tí a bá fẹ́ lọ sùn, tí a bá fẹ́ gun orí ìbùsùn wa, ká gbọn gbogbo ibi tí a fẹ́ sùn yẹn ká gbọn dáadáa, ká dé ṣe àdúrà, ká ṣe àdúrà tí a tó lọ sùn.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? À, mi ò tí ì gun ọkọ̀ ojú irin rí o. Mi ò tí ì gun rí, ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ ní jọkàn jọkàn máà gùn. Mi ò kàn mọ́kàn máà ń rìn ni, mo kò mọ́ ń rìn, túbọ̀ tí ó bá ń kọjá lójú irin, ó gún sì máa ń pariwo.

Ṣé mo máa ń sáré? Àí, èmi ò kí ń sáré o. Torí pé tí bá sáré, ẹgbẹ́ ìkùn mi máa ń dùn mí. Nígbà tí mo wà ní secondary school, tí wọ́n bá ní ta wá sáré, oyè inú má ń ro mí torí bẹ́ẹ̀ mi ò ń fẹ́ràn kí má sáré, mi ò fẹ́ràn rẹ̀ kí má sáré.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? À, mí ò, ó ti pẹ́ torí pé kò ń ṣí, kò ń sábà rẹ emi. Mo jẹ́ ǹkan tó ṣe pé Ọlọ́run ṣàánú, kò ń sábà rẹ mi. So ní pé mo ti wá lọ síwájú dókítà ń pé, à o rẹ mi o, kí wọ́n bá mi wo ǹkan tó ń ṣe mí. Kò, kò ń sábà ṣẹlẹ̀. Mo dúpẹ́ fún Ọlọ́run, kò ń sábà ṣẹlẹ̀.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Tí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò, òun ni ó depend lórí oúnjẹ tí mo bá fẹ́ sè ló máa júwe irú èlò wo n mo fẹ́ lò.

Ìgbónájẹjẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹjẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi òun ni pé tí wọ́n bá rọra dáná èédú fẹ́rẹ́fẹ́ nígbà tí òtútù bá ń mú, kí wọ́n rọra dáná èédú fẹ́rẹ́fẹ́ kó wa gbèsè gbẹ kan kí gbogbo inú ilé kó máa gbónájẹjẹ́.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ járe. Ó dẹ̀ tun da torí pé àwọn tí ń wa ọkọ̀ nígbà mí wọ́n máa ń fi ṣe ìjàmbá. Wọ́n kọ́ ara máa, wọ́n kọ́ ṣàdede ni wọ́n kọ́ ń tan fèrèsé yẹn. Tẹ́rù máa bà yàn. Ṣùgbọ́n lápá mi, ó tún da torí pé ó máa ń jẹ́ kí àwọn tó wà lójú ọ̀nà kí wọ́n, kí wọ́n bá lè mọ̀ pé mọ́tò ń bọ̀.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Gẹ́gẹ́ bí ọkùnrin o, èmi ò léèrò n pé oyẹ kí ọkùnrin máa ráyè láti máa wo àwòrán lójoojúmọ́. Láìṣẹ pé obìnrin, obìnrin ni mo túmọ̀ ìpé, àwọn ráyè gbogbo yẹn torí pé wọ́n á fẹ́ jẹ́ kí ọkọ tí wọ́n fẹ́ kórìí wọn ní kórìí wọn ní dada. Àwọn ná máa ń sábà wo àwòrán ní gbogbo ìgbà, but ọkùnrin níbo lààyè náà wà.

Ṣé o máa ń ṣe yoga? À, èmi ò ṣe yoga o. Ó tako ẹ̀sìn Islam. Mi ò ṣe yoga, mi ò tẹ́ẹ ní ìfẹ́ rẹ̀ sí, mo ò tẹ́ẹ lè ṣe ni. Torí pé àwọn tí wọ́n máa ń ṣe, èmi máa ń rí wọn gẹ́gẹ́ bí aláìmọ̀ kan pé kí ni wọ́n ṣe yìí. Ṣé a máa sọ pé ẹ̀ n sìn Ọlọ́run ni àbí kí ni? Ẹ máa wá, tó kò da, lọ́dọ̀ ti èmi kò da.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, mo máa ń, àkọ́kọ́ náà tí mo bá jí, màá rí pé mo ka Al-Qur'an, ó ṣe kókó. Al-Qur'an tí mo máa dẹ́ ń ka yìí, òun ni mo máa ka Suratul Baqara, mo máa ń ka dáadáa torí pé ẹni tí ó bá ka Suratul Baqara, ore á máa wọlé tọ́, Olórun a máa fi ìṣọ́ rẹ̀ só ẹni yẹn. So ojojúmọ́ ni mo máa ń ka Al-Qur'an torí pé ẹni tí ó bá ka Al-Qur'an á máa gba ládá, á rà á fi kọ́kọ̀ọ́, á dẹ̀ tún máa gbaládá bẹ́ẹ̀ ni.

Ṣé o mọ ibi a ti ń pẹja? Bẹ́ẹ̀ ni, ìdí odò ni. Eyán à lọ sí ìdí odò, ibi tí omi pọ̀ sí, àwọn ẹja máa ń wà ń bẹ̀. Àwọn ẹja máa ń bà ń bẹ̀, ibi tí wọ́n ti ń pẹja nìyẹn. Èmi dè ní, èmi ò ń ṣe apẹja. Ọmọ ilé ìwé ni mí, mo ń ṣe apẹja. Àwọn tó máa ń pẹja, ìdí odò la máa ń sábà rí wọn.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn kí máa lọ, òun ni mo fẹ́ràn kí máa lọ síbi táwọn ibi tó da, àwọn ibi tó da, ohun tó ṣe pé kò ní tako àwọn òfin Ọlọ́run, àwọn tí mo fẹ́ràn jù lọ nìyẹn. Ibi tí mo fẹ́ràn kí máa lọ nìyẹn. Mo fẹ́ràn kí máa lọ síbi táwọn tó ẹ pé kò ń ṣe ibi tí àwọn haram.

Ṣé o fẹ́ràn jiyàn? Èmi ò fẹ́ràn kí n máa jiyàn. Kò tíì ẹ dá ni, kò tíì ẹ dá kí eeyan máa jiyàn, torí pé tí eeyan bá ń jiyàn, ẹni tí ó ń bá jiyàn yẹn, ẹni tí ó ń bá jiyàn yẹn, ó lè má fẹ́ gbọ́ nǹkan tó ń sọ. So tí ó bá, tí eeyan bá sì ní tẹ̀síwájú láti máa ba iru ẹni yẹn iru ẹni yẹn jiyàn, eh àìnígbọ́ ra ẹni yẹ máa wáyé, le máa fi máa jà.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Ígbà tí mo máa ń gẹ irun mi, òun ni ìgbà tí irun mi bá ti kún, torí pé ó máa ń jẹ́ kí n rí yàtọ̀, kò ń jẹ́ kí n rí, wíwò mi ò kí ń da mọ́. So tí irun bá ti pé ó ti kún, màá lọ gẹ. Àlù má rí pé mo gẹ.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ẹ? Ẹ jẹ́ kí ń rántí nígbà tí mò ń ṣiṣẹ́ ní pharmaceutical company, wọ́n ń pe ẹnìkan ní màmá jíí. Ẹni yìí ó fìtínà mi, ó kàn máa máa rán mi n ṣe máa máa pariwo mọ́ mi. Ìgbà mí dẹ̀ wá tó ṣe pé àwọn tí wọ́n nílé iṣẹ́ àwọn ògà tó jẹ́ nbẹ̀ wọ́n máa ń fiṣẹ́ pàáyàn lórí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò bẹ́ẹ̀ ni mo máa ń ṣe. Ó dà kódà gan, o tún máa ń jẹ́ kí ìyẹn rí àwọn ẹni tí ìyẹn ti rí tipẹ́ tipẹ́ bẹ́ẹ̀ ni ìyan má, mo má, ìyan má, ìyan, ìyan má, àwọn ẹni tí ìyan bá ti rí tipẹ́ tí ìyan bá ṣe ìpè fídíò ìyan á tú, ìyan á tú rí wọn.

Ọjọ́ wo ni, ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun ni ọjọ́ Friday, òun ni ọjọ́ tí òòrùn máa ń ràn jùlọ, òun ni ọjọ́ tí ó ṣe yí pé àdúrà máa ń gbà, òun ni ọjọ́ tó ṣe yí pé, oun ni ojo to se wi pe o da ju lo ninu gbogbo ojo.

Data tò má ń lò lọ́sẹ̀ sẹ pọ̀tò, àá, ò má ń tó bí three gig o, kódà three gig gan kò ń tó mi, kò ń tó mi gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń sè yì nísin. Selling some voice AI tí mò ń ṣe yì, ọmọ data ni mò fi ń sè, so tó tótó dọ̀sẹ̀ mi nísinyì, kọ́lọ́un kò bó àsíri ni màtú rà data mi.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn bẹ́ẹ̀ ni wípé àwọn ẹ̀ro tí wọ́n fi ṣe, àwọn ẹ̀ràn náà dùn gan. Torí pé tí yan ba n mu bá yi, a máa dùn mọ́yàn ni. Gaga, àgàgà tó bá tutù tó bá tutù dáadáa, bẹ́ẹ̀ ni ó dára, ó dára tó bá tutù ó dára gan.

Nígbà wo ni o kẹ́yìn ìrìn àjò fún isẹ́? Nígbà tí mo ti lọ ilé ewẹ, nígbà tí mo ti sì ní wẹ́ẹ̀nù. Mo ń wá isẹ́ kiri, mo ń wá isẹ́ kiri, mo ń wá isẹ́, wá isẹ́ ki torí isẹ́ ó pẹ́. A tó padà, ìyánu olorun padà bá mi ṣé, mo padà rí isẹ́ kan, Chicken Republic, mo ṣe bẹ́ẹ̀ ni.

Orin wo ni o fẹ́ràn jù? Èmi ò fẹ́ràn orin gbígbọ, mi ò fẹ́ràn orin gbígbọ, mi òun gbọ́ orin. Bọ òun tí mo máa ń gbọ́ dáadáa, mo máa ń gbọ́ àwọn wáàsì, àwọn wáàsì àwọn ààfáà bẹ́ẹ̀ni, àwọn wáàsì Ahlussunnah bẹ́ẹ̀ni, máa ń gbọ́ dáadáa, bẹ́ẹ̀ni, máa ń gbọ́.

Ṣé o ma ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé, mo máa ń gbé àpò ẹ̀yìn. Bẹ́ẹ̀ni, mo màá ń gbé àpò ẹ̀yìn, màá gbé àpò ẹ̀yìn dáadáa. Àpò ẹ̀yìn wọ́n máa ń lò fún, wọ́n máa ń fi gbé laptop sí, wọ́n máa ń gbé laptop sí ibe àti àwọn ìwé. Ó ti ẹ wúlò fún àwọn ọmọ ilé ìwé dáadáa.

Ṣé o wọ aṣọ àkayò rí níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ma n wọ àwọn aṣọ tó daa, àwọn aṣọ tó jọju. Mo máa ń wọ àwọn aṣọ, àwọn aṣọ tó jọjú, àwọn aṣọ tó da, màá wọ̀ níbi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Tí mo ṣe máa ń ṣe ìdúnadúra ni pé, màá bá'yàn ṣe ìdúnadúra ni pé, okay, bóyá mo ún tajà níìsín, máa ní pè okay, ṣé ẹ fẹ́ eléyìí, ṣé eléyìí lẹ ẹ̀ fẹ́ ni?" Màá rí pé ẹni tó fẹ́ ra nǹkan yẹn tí mò ń bá dúnadúrà ẹ̀, màá rí pé ohun tó ń fẹ́, mo gbọ́ọyé. Ẹhn, a ṣẹ̀ṣẹ̀ máa wá bẹ̀rẹ̀ ìdúnadúrà. Ṣé eléyìí lo fẹ́ ni àbí eléyìí lo fẹ́ ni?

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? À, nígbà tí, tí, òun ni nígbà tíì mo fẹ́ kúrò ní Chicken Republic ni. Mo kọ iṣẹ́ n pé mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ n pé à, mo fẹ́ lọ school sí i o. Mo dẹ̀ kọ ìgbékalẹ̀ iṣẹ́ pé mo fẹ́ lọ school sí.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Mi ò lérò pé mo ti-- mo lọsi hospital n pé mo lọ wo eyín o. O ti pẹ́, o ti pẹ́ tí mo lọ-- o ti pẹ́ kẹ́yìn tí mo lọ wo eyín pé, n pé ki wón bá mi wo eyín mi wo. O ti pẹ́, mi ò lérò, o ti pẹ́. But ó da, ó da kí eeyan maa lọ wo pé abi, ó da kí eeyan ma lọ.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Tí mo ṣe máa ń ṣe pẹ̀lú wọn, mo máa ń ṣe dáadáa pẹ̀lú wọn. Mi ò kí ń búwá tí ò dáa sí wọn. Màá rí pé àwọn tí mò ń bá ṣiṣẹ́ papọ̀, màá rí pé a jọ gbọ́ra wáyé níbi iṣẹ́.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sì? Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ní bá bẹ́ẹ̀, tí bá fẹ́ jáde, màá fi sínú àpò mi tí n bá ti ń jáde lọ. Àbí kín fún àwọn tó wà ní ilé, n pé kí wọn bá mi mú dání tí mo báa ń padà bọ̀.

Báwo ni o ṣe máa ń tọrọ àforiji? Bẹ́ẹ̀ ni, tí mo bá ṣẹ̀ eyàn tí n bá mọ̀ pé nǹkan tí mo ṣe ò da, màá lọ bá ènìyàn máa bẹ̀, màá ní pé kó má bínú, kó má bínú. Bẹ́ẹ̀ ni, tí yàn bá ṣẹ̀yàn, ó da kí ìyàn tọrọ àforiji lọ́wọ́ ènìyẹn. Tí mo bá ṣẹ̀yàn, màá tọrọ aforiji lọ́wọ́ ẹni tí mo ṣẹ̀, pé kó má bínú.

Ṣé, ṣe o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ ni, mo màá ń pa ohun ọ̀ṣọ́ sára, màá ń fi ọ̀ṣọ́ sára. Bẹ́ẹ̀ ni mò máa ń fi sára. Ó dà kí èyàn máa fi ọ̀ṣọ́ sára. Ohun ọ̀ṣọ́ mo máa ń fi sára. Ó máa ń jẹ́ kí aṣọ tí èyàn wọ̀ kó dà, kó, kó jọ, kó jọjú.

Kí ni ò máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Nígbà tí ọjọ́ bá rọ̀, ohun tí mo máa ń ṣe, mo má ń, mo má ń nísìmí torí pé mo ti ka ìwé mo ti ka iwe tó ti pọ̀. Ọ̀mọ̀lé ìwé ni mí. So tó bá ti di tí, tí ọjọ́ bá ti rọ̀ báyẹn, màá wá lé, màá sinmi, màá jẹun. Nkan tí mo máa n ṣe nìyen.

Ba-bawo ni o ṣe máa ń gba iyì? Tí mo ṣe máa ń gba ìyìn? Òun ni tí mo bá ṣiṣẹ́ tí èèyàn bá yìn mí mo máa ń fẹ́ kí wọn yìn mí pé òkú iṣẹ́ o òkú iṣẹ́ takun takun. Tí àwọn ènìyàn bá yìn mí bẹ́ẹ̀, àbí tí mo ti, mo sì kórìíra kí n ṣiṣẹ́ kí ènìyàn máa bù mí, mo kórìíra.

Báwo ni ìwà ìsọwọ́ rẹ ṣe rí? Ìwà mi da, ìwà mi da dada. So ìwà mi, èmi ò kí ń like, mi ò kí ń fẹ́ràn kí n yan èèyàn jẹ. Mi ò dẹ̀ kí ń fi, mi ò dẹ̀ fẹ́ kí ènìyàn mi kó yàn mi jẹ. Mo dẹ̀ nífẹ̀ẹ́ sí kí ènìyàn ní òótọ́, kí èèyàn bá mi ṣe dédé.

Kíní o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Ǹkọ́ tá gbọdọ̀ lò rí lára òṣìṣẹ́ tuntun ni pé, ó gbọdọ̀ jẹ́ ẹni tó lòótọ́, ó gbọdọ̀ jẹ́ ẹni tó mọ̀ nǹkan tó ń ṣe, ó gbọdọ̀ jẹ́ ẹni tó ṣe yí pé ajé akíkanjú ó lè ṣiṣẹ́, kò ní jẹ́ ẹni tó ṣe yí pé ọ máa ma ṣọ̀lẹ.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Èmi ò kí ń gbàgbé àdéhùn, tí eeyan bá ṣe àdéhùn fún mi, mo máa n rántí dáadáa. Kò ní, kò nílò kí n pe kí n kọ́ lẹ̀. Lopin ìgbà tó ṣe wipé èmi àti ẹni yẹn àtijọ́ ṣàdéhùn, ó ti lọ, ó ti lọ́hun máa ṣe nkan bai, mi ò ní gbàgbé.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ni, yàn ẹ bóyá ẹni yẹn lápejú wẹ̀ bóyá eyàn ń wáṣẹ́, eyàn akọ lẹ́tà sí ilé iṣẹ́ ibi tí yàn ti ń wá iṣẹ́ àbí yàn kọ lẹ́tà fún ìjọba pé eyàn nílò nǹkan báyìí ní àdúgbò.

Ṣé o ti sìnà rí? Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí dáadáa. Gẹ́gẹ́ bí ibi tí yan ò bá mọ̀, ibi tí yan ò bá mọ̀, eyan máa sìnà náà ni. Bọ ohun tó fi ń dàjú ni pé ibi tí yan óò bá mọ̀ kí yan bèrè bẹ̀, kí yan bèrè bẹ̀. Ọ ní á bèrè, ó kì í sìnà. So ohun, ibi tí yan o bá mọ̀ kí yan bèrè.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jùlọ? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ òun ni ọjọ́ Friday, ìní ọjọ́ Jímọ̀. Ọjọ́ tádúà máa ń gbà ni. Ọjọ́ tó ṣe wípé oòrùn máa ń ràn jù lọ ni ọjọ́ tí anabí sọ wípé, ọjọ́ tó ṣe pé Ọlọ́run ní pé ká máa ṣe àsálátú fún ànọ́bì wa Muhammad ṣólolá wàle waṣolá.

Báwo ni o ṣe máa ń ṣe ìtòwò iṣẹ́? Ẹ, táṣíko láti san owó bá ti tó. A ó kọ orúkọ àwọn tí ló tó lẹ tó lẹ́tọ̀ sí owó oṣù. A sì fún wọn lọ́wọ́ wọn nígbà táṣíko bá tó láti fún wọn. Táṣíko bá ti tó láti fún wọn lọ́wọ́, a fún wọn lówó.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Èmi ò kí ń mu coffee níbi iṣẹ́. Mi ò kí ń mu coffee níbi iṣẹ́. Tí bá dé ibi iṣẹ́ lẹ́yìn kí n ṣiṣẹ́, tó bá dì, tó bá, tó bá dẹ̀dí aṣẹ́kùú tí bí n pa mí, màá jẹun. Bọ̀ àwọn kan máa ń mu coffee bẹ́ẹ̀ ni, bọ̀ èmi ò kí ń mu coffee níbi iṣẹ́.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìméèlì rẹ? Nígbà ìgbà ore kóre ni mo máa ń yẹ ìméèlì mi wò. Lóòrè kóòrè ni mo máa ń yẹ̀ wò. Ni óòrè kóòrè ni mo máa ń yẹ ìméèlì mi wò bóyá mo ní àwọn méséjì kan tó wọlé.

Nígbà wo ni o máa ń fọṣọ? Ìgbà tí mo máa ń fọ aṣọ, òun ni nígbà tí mo bá rí pé aṣọ mi ó ti ń pọ̀. Màá dẹ́, máa dẹ̀ fọ̀ torí pé mi ò fẹ́ jẹ́ kó pọ̀ tó máa ka mí láyà. To ó mi ó ń jẹ́ kí aṣọ mi pọ̀ tì tó fọ̀, máa dẹ́rì pé mo fọ̀ mọ́ dáadáa dẹ̀ pé ó tẹ́ mi lọ́rùn.

Ṣé o n wo gíláàsì? Èmi ò ráyè láti máa wo gíláàsì torí pé ọkùnrin ni mí, èmi ò ráyè láti máa wo gíláàsì. Obìnrin ló máa ń wo gíláàsì, obìnrin ló ráyè láti máa wo gíláàsì. Èmi, èmi ò kí ń wo gíláàsì torí pé ọkùnrin ni mí, mi ò ráyè. Tẹmi ní pé kí n wẹ̀, tí bá ti wẹ̀, tí bá ti mọ́ ọ́ tán, kí n dè máa lọ síbi tí mò ń lọ.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi ni, oun ní kí n fi ohun tí mo ń tà fi hàn sí orí social media kí àwọn ọ̀rẹ́ mi kí wọ́n mọ ohun tí mo ń tà, àtàwọn mìíràn tí wọ́n bá láìkì àwọn nǹkan tí mo ń tà àbí kí n dè lọ sórí rédíò kí n lọ polówó.

Ṣé o ní àgbàlá ojo? Èmi ò ní àgbàláwùjọ. Èmi ò ní àgbàláwùjọ. Mi ò ní àgbàlá ojo. Àwọn kan wà tó ní àgbàláwùjọ, bẹ́ẹ̀ ni wọ́n wà. Àwọn kan wà tó ṣe pé wọ́n ní àgbàlá ojo. Bí yá tó jobbá fẹ́ rọ, Komi gbà máa wọlé wọn.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá fẹ́ lọ sùn? Ehn, aṣọ tí màá wọ̀, màá rí pé aṣọ tí màá wọ̀, aṣọ tó máa fẹ́lẹ̀ ni. Pápá jùlọ tí ooru bá mú èmi ò kí ń wọ aṣọ sùn, màá rí pé mo ń wọ ṣòkòtò dé. Torí pé kóru bá máa, kóru bá máa mú mi. Bẹ́ẹ̀ni, àwọn aṣọ tó jẹ́ pé ó fẹ́lẹ́ tí atẹ́gùn má máa wọ bẹ̀ òun ni màá ń wọ̀.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Ẹ̀mí fẹ́ràn oúnjẹ gan, mi ò fẹ́ràn kí n máa pín oúnjẹ mi pẹ̀lú èèyàn. Mo kúndùn oúnjẹ, àgàgà tí tẹ́níǹkan bá ní òun ò fẹ́ jẹ oúnjẹ mi láì ṣe pé mo ní pe kó wá jẹun, inu á máa bí mi ni o. À, mi ò n fún èèyàn ní oúnjẹ mi o.

Ṣé o máa ń nu ara rẹ? Èmi ò le na ara mi, máṣe wà máa na ara mi. Láìṣẹ pé ẹran ni mí, èmi temi ṣe wà yìí mi ò kí ń na ara mi. Torí pé mo níìfẹ̀ ara mi, máṣe wà máa na ara mi. Láìṣẹ pé ẹran, èyàn le mí, èmi ò kí ń na ara mi o. Kódà tí ń bá bínú gan-an, mi ò jẹ́ gba eti ara mi.

Irú kọ̀mpútà wo ni o ní? Émi ò ní kọ̀mpútà ṣùgbọ́n mo ń gbà lérò láti ra ọ̀kan. Owu mi kì í ní ẹyọ kan, mò ń gbà lérò láti ra ẹkan. Pẹ̀lú ògo Ọlọ́run ọ̀lọhun àbọ̀ mi láṣiri màá ra kọ̀mpútà. Màá ra kọ̀mpútà kan behind the line, màá ra kọ̀mpútà tí èmi náà máa lò tí màá máa fi ṣiṣẹ́ lágbára Ọlọ́run.

Ṣé o ní ọkọ̀? Èmi ò ní ọkọ̀, ọmọ ilé ìwé ni mí. Ṣùgbọ́n màá ní ọkọ̀ nígbà tí mo bá káwe tan tí n bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó dáa pẹ̀lú ogo Ọlọ́run, màá ra ọkọ̀. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó dá, tó dáradára òun ni màá ní. Ọkọ̀ tó dá òun ni màá ní. Ọkọ̀ tó dá òun ni màá ní.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? À, ó ti pẹ́ gan tí mo ti wò ó. Kò tiẹ́, kò tiẹ́ ṣáyé fún mi báyìí ni, ṣùgbọ́n mo máa ń wò ó dáadáa tẹ́lẹ̀. Mo kúndùn rẹ̀ nígbà kan, bọ̀ ní sì kò ṣáyé fún mi láti máa wò gbogbo awọn ǹkan báyẹn mọ́. Láti máa wo tẹ́li máa wò wọ̀n, kò ṣáyé mọ k'ọlọrun kó ṣàánú wa ni.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro e--, ẹ̀rọ ayárabíàṣá tí mo ṣe máa ń yanjú rẹ̀. Àkọ́kọ́ náà, e, e, ẹ̀rọ ayárabíàṣá, ó jẹ́ ohun tó ṣe pe máa ń yára, eeyan ò bu lọ farabalẹ̀ ni, eeyan ò bu lọ mú iru àwọn nǹkan tí eeyan fẹ́ sẹ́ǹdì sí o, o, e lórí ẹ̀rọ ayárabíàṣá.

Ṣé o mọ bí a ti ń fò? Mo mọ, mo mọ tá a ṣe ń fò. Eeyan ń gbé ara èèyàn sókè, eeyan ń fò. Ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ ṣe eré ìdárayá lọ títí báyen, mi ò mọ̀ pe gbogbo a ń fò sókè à se kíkàn. Emi ò fi bẹ́ẹ̀ mọ̀ pe rẹ̀ dáadáa báyen.

Akókò mélòó ni o máa ń lọ sùn? Tó bá ti, tó bá ti di bí, òní sì alẹ́ lawà nísìyí, tó bá ti di kan bí aago mẹ́sàn án àbí mẹ́wàá, màá lọ sùn, màá lọ sùn. Tí ó bá di òru, màá tún jí, màá tún kírun, màá yan nafíla.

Ṣé o máa ń jẹ goọ̀mù? Èmi ò ń jẹ goọ̀mù, kò mọ̀ mi lára kí ń máa jẹ gúoọ̀mù. Kò mọ̀ mi lára, èmi ò ń jẹ goọ̀mù. Èmi ò ń jẹ goọ̀mù, kò mọ̀ mi lára. Ṣùgbọ́n mo le lá sweeti dé, mo le lá sweeti, bó mi ò ń jẹ goọ̀mù. Èmi ò kì í jẹ goọ̀mù ń té mi, mo le lá sweeti.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Èmi ò ní tábìlì, but ohun tí mo ń lò lọ́ọ̀lọ́ọ̀ báyìí, fóònù ni mò ń lò. Èmi ò ní tábìlì, èmi ò ní tábìlì, but fóònù ni mo ní lọ́ọ̀lọ́ọ̀ báyìí. Fóònù ni mò ń lò, fóònù ni mo ní tí mo ń lò báyìí.